Ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́ tí n bá ní kí n wò ó ṣe é ṣe kó jẹ́ rumor. Ìgbàgbọ́ tó já sí pé kí ni o ọ̀rọ̀ kan téyàn kan sọ, tó òun náà sọ fẹ́yàn mi, ti elomii náà sọ fẹ́yàn mi, tí wọ́n wáa ń gbé káàkiri, so àwọn oloyìnbo ń pè ní rumor. So ó ṣe é ṣe kó jẹ́ òótọ́, ó dẹ̀ ṣe é ṣe kó jẹ́ irọ́. Àmọ́ lọ́pọ̀lọ́pọ̀ ìgbà, tí a bá ní ká wo finifini, lọ́pọ̀lọ́pọ̀ ìgbà ló já sí pé kí ni o, àwọn, àwọn ọ̀rọ̀ yìí tó jẹ́ atọwọ́dọ́wọ́ yìí lọ́pọ̀lọ́pọ̀ ìgbà ló máa ń jẹ́ pé kí ni ó ló máa ń jẹ́ irọ́. Tí ó bá jẹ́ irọ́ gan, yóò fẹ́ máa súnmọ́ kó jẹ́ irọ́ látara àwọn àfikún, àfikún, àfikún àbí àwọn àyọkúrò eléyii ti ẹni tó ní ọ̀rọ̀ àbí ẹni tó gbọ́ ọ̀rọ̀ náà tí ó ti ṣe pé kí ni o, tí ó ti ṣe nígbà tí ó báa n ṣe pé kí ni o, nígbà tí ó bá ń sọ ọ̀rọ̀ náà káàkiri. So kí wà ní ìgbàgbọ́ tèmi pẹ̀lú irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Òhun náà ní pé kí ni o, anything tó bá ti lè jẹ mọ́ pé wọ́n sọ, wọ́n ní pé wọ́n sọ pé nǹkan kan báyen, tí kì í ṣe boya ń pé ẹni tó sọ gan gan náà ni ó sọ fún mi. Òhun náà ní pé kí ni o, ó ṣe é ṣe lọ́pọ̀lọ́pọ̀ ìgbà kí n ṣe pé kí ni o, kí n dánù. Tí mi bá tiẹ̀ wá dánù, tí mi bá dánù yanyan, ìyẹn ní pé tí mi, tí mi bá fẹ́ sọ pé òpùrọ́ ni ẹni tó sọ iru nnkan báyìí fún mi. Ó, ó súnmọ́ kó já sí pé mi ò ní gbàgbọ́ lọ títí. Boyà ká ní bo yá bí mó kò n le gbàgbọ́ boya bí twenty percent. Kò má dàbí pé mi ti ẹ̀ wá ní fẹ́ nígbàgbọ́ nínú irú ọ̀rọ̀ náà. Ká dẹ̀ máa gbàgbé o. Kì í ṣe boya n pé ọ̀rọ̀ atọwọ́dọ́wọ́ kì í ṣe pé gbogbo ẹ náà ni irọ́ o. Àmọ́ nnkan ta, nǹkan tí mò kan tí ẹ ń sọ àbí kó yé bá yẹ̀n. Nǹkan tí mo fẹ́ fà yọ náà ní pé kí ni o. Ó súnmọ́ kó já lọ́pọ̀lọ́pọ̀ ìgbà. Nǹkan tó súnmọ́ náà ní pé kí ni o, ọ̀rọ̀ atọwọ́dọ́wọ́ ni irọ́ ló máa n sábà pọ̀ ju ninú ẹ̀, àbí kó yé bá yẹ̀n. So eléyii kọ́ o kò wa sọ pé kí ni o, gbogbo ẹ náà wà ní irọ́. So eléyìí tó bá já sí pé ó fẹ́ súnmọ́ òtítọ́ látara bí ọ̀rọ̀ náà bá ṣe wá. So òun náà ní pé kí ni o, màá gbàgbọ́ bẹ́yá bí by twenty percent. Àmọ́ lọ́pọ̀lọ́pọ̀ ìgbà mo máa ń dánù ní látara pé kí ni o. Àwọn oríṣiríṣi àfikún àti àwọn oríṣiríṣi àyọkúrò eléyii tí wọ́n ti ṣe pé kí ni o, tí wọ́n ti fi sínú irú àwọn ọ̀rọ̀ náà. So ká má fa ọ̀rọ̀ gùn, àbí kó yé bá yẹ̀n. Ka má fa ọ̀rọ̀ gùn ohun náà ní pé kí ni o. Ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́ kì í ṣe nǹkan tó yẹ kí ọmọlúwàbí ó ní nínú. Kì í ṣe nǹkan tó yẹ kí ọmọlúwàbí gan kó má tí ẹ máa gbọ́ sí ti. Kì í ṣe nǹkan tí ó yẹ kí ọmọlúwàbí náà máa gbé káàkiri, àbí kó yé bá yẹ̀n. Ẹni tó ń sọ àti ẹni tó ń gbọ́ náà kì í ṣe nǹkan tí ó yẹ ká ní pé kí ni, lágbájá ló ń sọ iru ọ̀rọ̀ báyìí, lágbájá ló ń gbọ́ irú ọ̀rọ̀ báyìí látara pé àìmọye àwọn irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ eléyii tó já sí pé kí ni ó lè, ó lè tú àwọn ọ̀rẹ́ ká. Àìmọye iru àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ eléyii tó já sí pé kí ni o, ó lè da ilé iṣẹ́ rú. Àìmọye iru àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ eléyii tó já sí pé kí ni o, ó lè ba ìbáṣepọ̀ ọ̀gá àti ọmọṣẹ́ ó lè bàjẹ́. Àìmọye iru àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ eléyii tó já sí pé kí ni o, ó lè jẹ́ kí ọkọ àti ìyàwó kí wọ́n ní ìfànfa lá rin ara wọn. Àìmọye iru ọ̀rọ̀ bẹ́ẹ̀ elé tó já sí pé kí ni o, ó lè jẹ́ kí àwọn ọmọ gan kí wọ́n máa kó n máa ṣe ìkórìíra fún ara wọn látara irú àwọn ọ̀rọ̀ eléyii tí kò ṣe dédé àbí eléyii tí ó tọ́, elé tí wọ́n gbọ́ látara bí wọ́n ti ṣe ń gbé káàkiri, eléyii tí ó dẹ̀ wà very, very, verified, àbí kó yé bá yẹ̀n. So òhun náà ní pé kí ni o, lákòótọ́ ká jẹ́ ẹni tí yóò jìnnà sí àwọn ọ̀rọ̀ eléyii tí a bá mọ̀, tí a bá ní ìmọ̀, eléyii tó dàjú nípa rẹ̀ ká jẹ́ eeyan kan tí ó jìnnà sí. Ẹni tí ó bá dẹ̀ ń gbé káàkiri náà ká jẹ́ èèyàn tí yóò ṣe ìkìlò fún èèyàn bẹ́ẹ̀ pé kí ni o, irú ǹnkan tí wọ́n ń gbé káàkiri yóò ṣe àkóbá fún àwùjọ wa, yóò ṣe àkóbá fún ilé wa, yóò ṣe àkóbá fún ibi tí a ti ń ṣiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So gẹ́gẹ́ bí mo ti ṣe sọ òhun náà ní pé kí ni o, mi ò ní ìgbàgbọ́ nínú irú àwọn ọ̀rọ̀ eléyii tó bá jẹ́ atọwọ́dọ́wọ́ kò jẹ́ bó ṣe jẹ́.

Ah, mo nífẹ̀ẹ́ sí ìbéèrè yìí púpọ̀. Mo bí oní ìbéèrè tí ṣe ìbéèrè yìí, mo, mo láì kí àgbékalẹ̀ irú ìbéèrè yìí. Òun náà ní pé kíni òun, kí ni ǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ẹ̀hẹn, òun náà ní pé kíni òun àwọn ǹkan kan wà tó jásí pé permanent ni, àṣé kò máa ń yí padà ní ojúmọ́ kọ̀ọ̀kan fún bí àpẹ̀rẹ̀ ni tí bá jí ní àárọ̀ nísìnyí. Ìkọ́ ǹkan kan tí mo máa kọ́kọ́ ṣe láyé, òun náà ní pé kíni òun kí n kọ́kọ́ dúpẹ́ fún Ọlọ́run àbí kó yé bá yẹn, kí n kọ́kọ́ kí Ọlọ́run látara pé kíni òun, òun náà ni ó ṣe jíjí yẹ́n ni ìrọrùn àbí kó yé bá yẹn. Torí pé kíni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí i tèmi náà làjọ wà tó jásí pé kíni òun, àjíjọsùn ni irú àná yẹn náà ni àbí kó yé bá yẹn tájájọsùn. Àmọ́ nígbà tó díń gbé káwọn náà jí, wọ́n ò lè jí látara pé kíni òun, ẹ́ Ọlọ́run ti mú wọn sọ́dọ̀ àbí kó tẹ́ ẹ jásí pé kíni òun wọ́n ti ní ìpénijà ní àwọn àgọ́ ara wọn. Ẹ̀lomiì wà tó jásí pé kíni òun ó wà láyé àmọ́ apá ò ṣe gbé, ẹsẹ̀ ò ṣe gbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀yà ara rẹ̀. Àmọ́ irú èmi ń kọ́, mo jí láàyò, àà, mo sùn láàyò, mo jí láàyò so mo máa kọ́kọ́ ṣe ń pe kíni òun kí n kọ́kọ́ dúpẹ́ fún Ọlọ́run ọba náà. Ẹ lẹ́ẹ̀kìjí bẹ́ẹ̀ náà ní pé kíni òun lẹ́yìn ìgbà tí ń bá wá jí àbí kó yé bá yẹn tí ń bá wá jí, òun náà ní pé kíni òun kí n kírun. Kì í ṣe pé kíni òun kí n kírun, tí bá kírun tán lẹ́yìn ìgbà tí bá kírun tán, màá ṣe ń pe kíni òun, màá ṣe àwọn àtìkà òrun eléyìí ti a mọ̀ sí ìrántí, màá ṣe àwọn àtìkà òrun eléyìí ti a mọ̀ sí ìrántí. Àbí tatù lè pè ní ìṣọ́ látara pé kíni òun àwọn ewu, àwọn aburu, àwọn ẹni aburu eléyìí ti ó jásí pé kíni òun wọ́n ń kú ní ẹ́ ọ̀nà eléyìí ti ó jásí pé a ti ẹ̀ fójúrí. Àwọn ẹni tó jásí pé kíni òun wọ́n ń ṣọ́wa nígbà tí àwa gan ò ṣọ́ wọn, so òun náà ní pé kí n kọ́kọ́ wá ìṣọ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Lẹ́yìn wá gbà á náà òun náà wá ní pé kíni ò lẹ́yìn ìgbà tí bá ti dúpẹ́ fún Ọlọ́run tán, tí bá ti kírun tán, tí bá dẹ̀ ti wá ìṣọ́ látara pé mò ń ṣe àtìkà òrun, òun náà wá ní pé kíni òun kí n ṣètò eléyìí ti màá fi wẹ̀, eléyìí ti màá fi wẹ̀. So àwọn ǹkan wọ̀nyí náà ni àwọn ǹkan tó jásí pé kò ṣe yí padà, kò máa ń le yí padà ní gbogbo ọjọ́. Àmọ́ àwọn ǹkan mi iná tó wà tó jásí pé mo máa ń ṣe ní àwọn ọjọ́ mi tó jásí pé mo lè ṣe lónìí, ọjọ́ kejì kí n pa tì, ọjọ́ kẹta kí n tún ṣe. Àwọn yẹn ń kọ́ o, wọ́n ò wà permanent wọ́n wà temporary. Bóyà bí ní ìsìn yìí kí n jí ní àárọ̀ kí n fàṣọ àbí kó yé bá yẹn. Iyẹn ni kí n ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe, kí n jí ní àárọ̀ kí n gbálẹ̀. Iyẹn ni kí n ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe, kí n jí ní àárọ̀ ni ìsìn kí n wá lọ fà á bọ́. Iyẹn ni ń kọ́ o kí n ṣe gbogbo ìgbà. Àmọ́ àwọn ǹkan tó jásí pé kíni òun kò ṣe má ṣe làwọn ti wọn. Òun náà ní pé kíni òun ìdúpẹ́ fún Ọlọ́run lẹ́yìn wá gbà á náà ń kọ́ o, kí n gbé àgé, kí n saluwàlá, kí n kírun. Lẹ́yìn wá gbà á náà ń kọ́ o, kí n jókòó, kí n, kí n wá ìṣọ́ lọ́dọ̀ Ọlọ́run àbí bẹ́ẹ̀ kọ́ ni. Lẹ́yìn wá gbà á náà ń kọ́ o, òun náà wá ní pé kíni òun kí n wá bí mo ṣe máa wẹ̀, ẹ́hẹn, kí n dẹ̀ ṣe ìpàlẹ̀mọ́ fún ibi iṣẹ́. Àmọ́ àwọn ǹkan tó bá ti yàtọ̀ sí eléyìí, àwọn ń kọ́ o kí n ṣe gbogbo ìgbà náà ni mo máa ń ṣe wọ́n. Fún bí àpẹrẹ aṣọ fífọ̀, fún bí àpẹrẹ ẹ́, fún bí àpẹrẹ ẹ́ a, ilẹ̀ gbígbá, fún bí àpẹrẹ ẹ́ àbọ̀ fífọ̀. Àwọn eléyìí kí n ṣe ǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà ní ojoojúmọ́. So ẹ̀yàn kan làárẹ̀ náà ni mo máa ń ṣe wọ́n àbí kó yé bá yẹn. Látara pé ìdíwọ́ kan lè wà àbí kó yé bá yẹn ìdíwọ́ kan lè wà. Àmọ́ fún àwọn tí bí yẹn kò sí bí ìdí náà náà, bí ìdíwọ́ náà ṣe lè wà tó, mo gbúdọ̀ ṣe ń pe kíni òun kí n ṣe wọ́n ní tipátipá. Mo fẹ́ mo kọ ọ̀ranọyàn ni kí irú àwọn yẹn tí mo ti sọ tẹ́lẹ̀ yẹn, tí mo ti sọ ní síwájú yẹn, àwọn yẹn dọ́ọ́dọ́ ni wọ́n gbúdọ̀ wáyé. So òun náà ni ẹ́, òun náà ni ìdáhùn sí ìbéèrè eléèti o béèrè. So mo jẹ ní ìfẹ́ ìbéèrè púpọ̀. So mo lérò pé o ti gbọ́ ìbéèrè yẹn, as in o ti gbọ́ ìdáhùn yẹn yé. So òun náà ni mo ní kí n sọ yẹn. So a máa pàdé níwájú.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí jù àbí tí mo fẹ́ràn jù àbí tó já sí pé kò ṣe máṣe, kò ṣe máṣe ló jẹ́ fún mi láti wí pé kí n wò wọ́n. So kí n tìẹ́ kọkọ bẹ́rẹ̀ pẹ̀lú bọ́ọ̀lù àbí kó yé bá yẹn torí mo nífẹ̀ẹ́ sí bọ́ọ̀lù gan. Mi ò dẹ̀ kí n máa ń fi bọ́ọ̀lù ṣeré, pàápàá jùlọ tó bá níí ṣe pẹ̀lú, ẹ́, ẹgbẹ́ elé ti mo ń support àbí kó yé bá yẹn. So oun náà ni pé kí ni òun, nípa eré bọ́ọ̀lù tó bá já sí pé Chelsea, ẹ́, Chelsea mo nífẹ̀ẹ́ jù tó bá níí ṣe pẹ̀lú eré bọ́ọ̀lù àbí kó yé bá yẹn. So Chelsea náà ni ẹgbẹ́ àgbá bọ́ọ̀lù elé tí mo nífẹ̀ẹ́ sí jù látara pé kí ni òun, kò ṣe máṣe ló jẹ́ fún mi pé kí n má kọ̀ ti ẹ wò wọ́n àbí kí n tìẹ́ má gbọ́ ìròyìn elé tó níí ṣe pẹ̀lú pa, elé tó níí ṣe pẹ̀lú, elé tó níí ṣe pẹ̀lú ẹgbẹ́ yìí. À, àbí kó yé ba yẹn. Fún bí àpẹẹrẹ ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní support ẹgbẹ́ àgbá bọ́ọ̀lù yìí that was, ẹ́, twenty-- 2007. That's like ó ti ń, ó ti ń lọ bí ogún ọdún báyìí tí mo ti ń support ẹgbẹ́ àgbá bọ́ọ̀lù yẹn. Kí dẹ̀ ni nìkan tó mú mi má support wọn gbà náà kò jú pé kí ni ò, ẹ́, ibi tí wọ́n ti má ń wo bọ́ọ̀lù. So mo kàn máa ń rí pé, à, àwọn wo làwọn elè, àwọn wo làwọn elè. So naturally mo kàn ti ẹ̀ nífẹ̀ẹ́ wọn náà ni àbí kó yé bá yẹn. Mo kò nífẹ̀ẹ́ wọn. Fún bí àpẹẹrẹ nísìnyí ní, ẹ́, nígbà náà àwọn àgbá bọ́ọ̀lù tó wà ní ẹgbẹ́ yìí, ọ̀ún náà ni bíi Drogba, Lampard, Ashley Cole, àwọn èèyàn dúdú dúdú wọ́n wà ní ẹgbẹ́ àgbá bọ́ọ̀lù yẹn. Kì í ṣe bóyá ń pé wọ́n, wọ́n nífẹ̀ẹ́ àgbá bọ́ọ̀lù kan sí kan. Bóyá n pé wọ́n nífẹ̀ẹ́ àwọn òyìnbó dúdú dúdú lọ. Àwọn méjèèjì ló jásí pé kí ni wọ́n kó wọn papọ̀ sínú ẹgbẹ́ àgbá bọ́ọ̀lù yìí. So ó wà lára idì elé tí mo fi nífẹ̀ẹ́ àgbá bọ́ọ̀lù yẹn. Up till now, ọ̀ún náà sì ni ẹgbẹ́ àgbá bọ́ọ̀lù elé tí mo, tí mo, tí mo sì ń support àbí kó yé bá yẹn. Fún ní, ní, ẹ́, ọdún ẹgbẹ̀rún méjì ó lé méjìlá, à, ó jẹ́ ìṣẹ̀lẹ̀ kan má ni gbàgbé elé tí ó ṣẹlẹ̀ sí ẹgbẹ́ àgbá bọ́ọ̀lù yìí látara pé kí ni wọ́n kọ́kọ́ gba, wọ́n gba ife, ife tí elé ti a mọ̀ sí Champions League ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé méjìlá. In fact, alẹ́ ọjọ́ náà ó dàbí àná ni torí pé kí ni ò kò ṣe kó-- mi ò lè gbàgbé rẹ̀, mi ò lè gbàgbé rẹ̀. Lára àwọn moment elé tí mo tú rán tí àmọ́ elé yìí ò fẹ́ ẹ dùn tó, ọ̀ún náà ni twenty-- 2008 nígbà tí, ẹ́, ẹgbẹ́ àgbá bọ́ọ̀lù yìí tí wọ́n pàdé Manchester United nígbà yẹn ní ẹgbẹ̀rún méjì ó lé mẹ́jọ yẹn ní Moscow tí Man U gba ife yẹn. À, ó dùn mi gan, ó dùn mi gan. Mi ò lè gbàgbé rẹ̀, ó dùn mi, ó dùn mi. Àmọ́ ẹgbẹ̀rún méjì ó lé méjìlá a padà bounce back. So a padà gba UCL yẹn, yẹn Champions League. Ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé mọ́kànlélógún náà, a tún padà gba another Champions League again. Ó jẹ́ méjì elé tí a ti, a ti wá padà gba. So òun náà ni elé tó bá níí ṣe pẹ̀lú bọ́ọ̀lù, bọ́ọ̀lù wíwo so ẹgbẹ́ àgbá bọ́ọ̀lù Chelsea náà ni mo nífẹ̀ẹ́ sí. Àmọ́ tí a bá wáá ń sọ̀rọ̀ nípa eré ìdárayá generally, generally so tí a bá ní ká yọ, ẹ́, bọ́ọ̀lù kúrò, ọ̀ún náà ló ni, ọ̀ún náà ni sport elé tí mo nífẹ̀ẹ́ sí jù lọ. Bá ní ká yọ bọ́ọ̀lù kúrò so ọ̀ún náà tún ni bóya, ẹ́, table tennis, table tennis. Mo nífẹ̀ẹ́ sí table tennis náà látara, ẹ́, ẹ́, látara influence ọ̀gbẹ́ni kan elé ti a mọ̀ sí Novak Djokovic, Novak Djokovic. To ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Serbia. So ọ̀ún náà ni ẹni tó jẹ́ kí n nífẹ̀ẹ́ sí, ẹ́, eré tennis. Ó tún ní arákùnrin kan náà tí a ń pè ní kí ni òun, Roger Federer, Roger Federer àti arákùnrin kan náà tí a ń pè ní kí ni orúkọ ẹ̀ náà, ó wá láti Spain, ẹ́, kí ni wọ́n ń pè ẹ náà, Rafael Nadal, Rafael Nadal. So àwọn elé náà ló jẹ́ kí n nífẹ̀ẹ́ sí table tennis. Àti bóyá ká sọ pé, ẹ́, kí ni wọ́n ń pè ẹ náà o, basketball, elé tí wọ́n máa ń ju sinu awọ̀n. Iyẹn náà mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ lọ títí látara pé ó jẹ́ eré ìdárayá kan tó, tó lọ́ púpọ̀ láti lè já sí pé kí èèyàn ní ìmọ̀ àti òye rẹ̀. So mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ iyẹn lọ títí. Àmọ́ generally speaking, ẹ́, eré ìdárayá elé tí mo nífẹ̀ẹ́ sí jù lọ tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí pé kí n máa wò, ọ̀ún náà ni kí ni òun, kí èèyàn máa gbá bọ́ọ̀lù, kí n máa wo bọ́ọ̀lù. Òun náà ni ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí jù lọ. Ẹgbẹ́ àgbá bọ́ọ̀lù elé tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí jù lọ, ọ̀ún náà ni Chelsea àbí kó yé bá yẹn. So ó jẹ́ bó ṣe jẹ́.

Iṣẹ́ ìta gbangba, òun náà ni bóyá bí community service or public service. Ó jẹ́ iṣẹ́ kan elétò jásín pé kíni o, a máa ń ṣe láti lè bá lè fi support àwùjọ wa. Láti jásín pé kíni o, àwùjọ máa ń kọ́ o, a ní nǹkan táa ń pè ní kíni o, a ní ìfẹ́, ìfẹ́ máa wà láàrin wa. A dẹ̀ máa ní nǹkan tí wọ́n ń pè ní àgbọyé. Láti ara ń pé kíni o, lẹ́ẹ̀kan láàárín, ẹ̀kan láàárín, a máa ṣe pé kíni o, a máa tọ́jú àwùjọ wa. A máa rìn káàkiri láti lè jásín pé kíni o. Kí ni àwọn nǹkan tó ń dùn àwùjọ wa lọ́kàn? Ó ń bẹ nínú àwọn àwùjọ elétò jásín pé kíni o kò sómi ní irú àwùjọ náà. So táa bá jọ ṣe ìpàdé pọ̀, a lè dáwójọ láàrin ara wa. Ka jásín pé kíni o ká ṣe omi ní irú àwùjọ yẹn. Ó ń bẹ nínú àwọn àwùjọ mi náà tó jásí n pé kíni o, wọ́n, wọ́n ò ní bí gutter eléyítí àgbàrá òjò tún máa má gbà. So a á pirawọ́ jọ o, a á jọ ṣe pé kíni o, a á jọ so wọ́pọ̀, a á jọ dá, a á jọ dá owó pọ̀ láti jásín pé kíni o ká ṣe irú, irú nǹkan báyìí elétì ó ń dà irú àwùjọ bẹ́ẹ̀ tó ń dà láàmú. Ó dèń bẹ nínú àwọn iṣẹ́ àwùjọ náà tó jásín pé kíni o, bóyá bí sanitation elétì o jásín pé kíni o, ó máa ń wáyé. Bóyá bí, ẹ́ẹ́, ẹ̀kan láàrin oṣù tó jásín pé kíni o, a á nílò láti lè jásín pé kíni o. Àwùjọ máa ń kọ́ o, a jẹ́ kó wà ní ìmọ́tótó, a jẹ́ kó wà ní ìmọ́tótó. So ó dè tí ní àwọn èèyàn tó jásín pé kíni o, iṣẹ́ eléyí tí a fi wọ́n sí, òun náà ni pé kí wọ́n máa ṣe àmú, àmójú, àmójútó àwọn nǹkan báyìí. Ṣé ló tító àti lọ́dọ̀dọ́ ni ẹ ń ṣe sanitation yẹn? Ìyẹn, ẹ́ẹ́, ìmọ́tótó àwùjọ wa. So ó ti ní àwọn èèyàn tó jásín pé kíni o, àwọn jẹ́ bí aṣojú tí wọ́n máa lọ káàkiri. Ẹni tó bá jásín pé wọ́n bá mú látara pé kò tún àwùjọ rẹ̀ ṣe, ó ti ní fine, ó ti ní, ẹ́ẹ́, ìwọ̀n, ó ti ní pè déke, nǹkan tí yóò san látara ń pé kíni o kò, kò, kò kópa níbi iṣẹ́ ìta wọ̀nyí. Ó dè tún ń bẹ nínú àwọn iṣẹ́ ìta gbangba yìí náà. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ síwájú, bóyá bí omi àbí kó yẹ bá yẹn, bóyá bí, ẹ́ẹ́, gutter gbígbẹ àbí kó yẹ bá yẹn, àti bóyá bí ká máa ṣe sanitation náà láàárà àwọn nǹkan eléyí tí a máa ń ṣe náà ni. Láàárà, láàárà nǹkan táa tún máa ń ṣe pẹ̀lú irú iṣẹ́ ìta gbangba, òun náà ni pé o. Ní ọdún ọdún oníkan ta máa ń ṣe, òun náà ni pé kíni o, a á ṣe get together àbí kó yẹ bá yẹn. A á máa ṣe get together láti lè jásín pé kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá, kí wọ́n tún wá jọ ṣe ìjíròrò, kí wọ́n jọ wá fi ìmọ̀ sọkàn pé, à, kí ni irú àwùjọ wa yìí? Kí ni ẹ tú ló, kí ni ẹ lérò pé a máa nílò láti jásín pé kíni o, kí àwùjọ wa kí ó gòkè sí. Kí àwùjọ wa kó ṣe n pé kíni o kó tún dàgbàsókè sí. Lẹ́yìn gbogbo eléyí tí a ti jọ mọ̀ yẹn pé ká ṣe bóyá bí ilẹ̀, ẹ́ẹ́, ilẹ̀ gbígbà yẹn, bóyá ká ṣe omi nǹkan kan bá yẹn. Kí túni àwọn other suggestion eléyí tí oníkálùkù náà bá tún rí. So a jọ jó kó pọ̀, a jọ ṣe àsọyé pọ̀ àti àwọn nǹkan míràn bá yẹn. So òun náà ni pé kíni o, iṣẹ́ ìta gbangba yìí. So èmi jẹ́ nǹkan tó nífẹ̀ẹ́ sí látara ń pé kíni o, ó máa ń jẹ́ kí àwùjọ kó dàgbàsókè. Ó máa ń jẹ́ kí ìfẹ́ kó dàgbà síi ní àwùjọ. Ó dè tún máa ń jẹ́ kí a lè bá ara wa ṣe nígbà tí, ẹ́ẹ́, kò bá yẹ àyàn kan tó, ẹ̀yọ̀ kan sọ́tọ̀. Olówó ni, ẹẹ́, yóò bá ẹni tí ò ní ṣe, ẹni tí ò ní ṣe, ẹni tí ò ní náà yóò bá olówó ṣe látara ń pé kíni o gbogbo wa a ti jọ kó ara wa pọ̀. A dè tí mọ̀ pé kíni o gẹ́gẹ́ bí àwọn Yorùbá náà ti ṣe máa ń sọ. Wọ́n á sọ pé kíni o àjujù ọwọ́ kan, ọwọ́ kan bá yí kò gbé ẹrú sórí. Ọwọ́ kan ṣoṣo náà kọ ò kò lè dá pàtẹ́wọ́. So gbogbo wa náà la ní láti jọ fi ọwọ́ so wọ́pọ̀ láti lè jásí pé kíni o ká tún àwùjọ wa ṣe. So irú iṣẹ́ wọ̀nyí, so èmi, èmi fún ara mi, mo jẹ́ ẹ̀yàn kan tí ó máa ń kópa tí mo dè máa ń gbà àwọn èèyàn níyànjú láti lè jásín pé kíni o kí àwọn náà ṣe pé kíni o kí wọ́n kópa níbi àwọn oríṣiríṣi iṣẹ́ wọ̀nyí. A lè, a lè pè ní community service, a lè pè ní public service àbí kó yẹ bá yẹn. Àmọ́ ní èdè Yorùbá náà ni wọ́n ń pè ní iṣẹ́ ìta gbangba. So ó jẹ́ nǹkan tí mo máa ń kópa dáadáa sí tí mo dà nífẹ̀ẹ́ láti máa ṣe, kò jẹ́ bó ṣe jẹ́.

Àdéhùn, òun náà la mọ̀ sí promise, àbí kó yé bá yẹn. Òun náà ni bóyá kí bí èèyàn méjì, kí fún bí àpẹ̀ ènìyàn, kí èèyàn méjì kí wọ́n jọ sọ̀rọ̀. Òun náà ni bóyá kí bí èèyàn méjì, kí fún bí àpẹ̀ ènìyàn, kí èèyàn méjì kí wọ́n jọ sọ̀rọ̀. Ó lè jẹ́ promise, àbí pé kí tí ẹ̀ mú èèyàn kan ní ìsìnkú wá sọ fún pé, tọ̀ mo, mo ṣe àdéhùn fún yín pé màá fún yín ní kan báìbàì, àbí kó yé bá yẹn. So ó lè wá ní ọ̀nà oríṣiríṣi. Àdéhùn mi lè wá ní ọ̀nà pé màá fún yín ní owó. Ẹ̀mí lè wá pé màá fún yín ní ẹ̀bùn. Ẹ̀mí lè wá nípa pé kíni ọ̀rọ̀ tẹ sọ fún mi yìí, mi ò ní tú síta. So àdéhùn náà ni irú àwọn nǹkan báì, àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú bí àbí promise, secret nǹkan kan bá yẹn. So òun náà wá ní pé kíni o. Àwọn àdéhùn ṣe mo máa ń rántí wọn? Ó ń bẹ inú àwọn àdéhùn elétò já sí pé kíni o. Wọ́n jẹ́ nǹkan tó já sí pé mo máa kọ wọ́n síbi kan látara ń pẹ́ kí ìgbàgbé kó má bá dì bá mi, látara ń pẹ́ ṣẹ mọ̀ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn. Èèyàn lè gbàgbé nǹkan, kò dẹ́ṣé èèyàn tó pẹ́ tán. So ìgbàgbé lè dé gbà mi. So tí gbàgbé bá dé, òun náà ni pé kíni o kí n lọ wo ibi kí ibi tí mo bá kọ sí, kí n dẹ̀ ṣé ń pẹ́ kíni o, kí n, kí n mú àdéhùn náà ṣẹ, àbí kó yé bá yẹn. Ó dà ń bẹ inú àwọn àdéhùn náà tó já sí pé kíni o. Mi ò nílò láti gbé síbi kan, àbí kí n kọ́ síbi kan, àbí kí n lọ fi pamọ́ síbi kan. Automatic náà ni mo máa ń ṣe pé kíni o. Màá rántí wọn rántí lópin ìgbà tí màá rí èèyàn tí bá máa rí èèyàn tó já sí pé kíni o. Àì èmi àti àdéhùn jọ wà ní àárín ara wa. So tí bá ti rí àdéhùn èèyàn kan yóò máa wá sí mi ní ọkàn. Àn nǹkan tí ó tún wà bẹ inú náà ni pé kíni o. Anything tó máa ń pè ní àdéhùn, mo jẹ́ nǹkan tí kò kí máa ń fail àdéhùn. Iyẹn ni pé kíni o kò máa ń tako àdéhùn látara ń pẹ́ kíni o. Àdéhùn ni ó jẹ́ nǹkan bí àmọ́ náà. Ó jẹ́ nǹkan tó já sí pé kíni o. A, a fi ṣọ́ èèyàn ni, kò dẹ́ ń ṣe nǹkan tí ó tọ́. Ká wá já sí pé kíni o. A máa, a máa wá máa wá ṣe pé kíni o. A máa jàmbá onítán. Ẹni tó bá ṣàdéhùn fún èèyàn ó, ó ní ìfẹ́ èèyàn ni. Ó trust èèyàn ni, àbí kó yé bá yẹn. Ó nígbàgbọ́ inú èèyàn ni pé lágbájá lágbájá bá yẹn kò ní jàmbá òun. Kò ní ṣe pé kíni o, kò ní, kò ní ṣe pé kíni o, kò ní bá òun lò gẹ́gẹ́ bí èèyàn tí ó da. So òun náà ni pé kíni o tó bá já sí pé èmi ni wọ́n bá ṣe àdéhùn fún, àbí kó yé bá yẹn. Tí àbí tí bá ṣàdéhùn fún èèyàn, màá make sure màá rí dájúdájú pé kíni o. Mo pé àdéhùn. Tó bá rẹ́ jà sí pé kíni o, wọ́n bá ṣe fail mi náà bá ni, àbí kó yé bá yẹn. So màá ma rò ó lọ́kàn gẹ́gẹ́ bí èmi náà ti ṣe máa ń ṣe pé àdéhùn tó mú pé tọ̀. Ó ní ẹ́ ẹni ìyẹn kan ò yóò pé àdéhùn eléti è ó bá mi ṣe. Àmọ́ fún èmi lọ́dọ̀ tèmi gan gan fún àmi. Mo gbọdọ̀ pé àdéhùn. Ọ̀rọ̀ èèyàn ló jẹ́ fún mi kí n pé àdéhùn. Lẹ́yìn pé bóyá onítán bá ṣe pé kíni o, ó bá ṣe àmójúkúrò fún mi, àbí kó yé bá yẹn. So ibi tó ti jẹ́ kí n yálọ́ náà ni pé kíni o. Ṣé mo máa ń rántí? Òun náà ni mo dẹ̀ tí sọ yẹn pé kíni o. Àwọn àdéhùn kan wà tí mo máa ń kọ wọ́n sọ́tọ̀, àbí kó yé bá yẹn. Àwọn àdéhùn tó bá lagbára, tó já sí pé kíni o ìgbàgbé ó lè dí bá mi. So òun náà ni pé kíni o màá kọ́ sí àwọn ibi kan eléti màá tí bá gbàgbé, màá bá lè lọ wo ní ibi tí mo bá kọ sí. Ó dà ń bẹ inú àwọn àdéhùn elétò já sí pé mi ò nílò láti kọ́ síbi kankan. Lópin ìgbà tí bá ti rí èèyàn tí èmi, tí àdéhùn bá jọ wà láàárín ara wa, tí bá ti rí, automatically by default. So màá rántí èyíkéyìí àdéhùn tó bá wà ní àárín wa. Òun náà ti mó dẹ̀ jẹ́ kó yé wa náà pé kíni o. Mo jẹ́ nǹkan tí ò kí máa yapa àdéhùn, àbí kó yé bá yẹn. Mi ò kí máa yapa àdéhùn. Ọ̀rọ̀ èèyàn ló jẹ́ fún mi pé kí n pé àdéhùn eléti bá bá ẹnikẹ́ni ṣe. Lópin ìgbà tí onítán ò bá yá fí àdéhùn yẹn fún mi. So òun náà ni pé kí n pe. Mo ò dẹ̀ kí máa ń ṣe àdéhùn eléti yóò, yóò kọjá agbára mi. Mi ò dẹ̀ kí máa bá èèyàn ṣe àdéhùn lórí irọ́. Ìyẹn kan tí bá rí mọ̀ pé mo lè ṣe, ẹhen òun náà ni àdéhùn tí mo máa bá èèyàn ṣe, àbí kó yé bá yẹn. Tí mi bá tẹ́lẹ̀ pé àdéhùn náà, àà òun náà ni pé kíni o. Ẹni tádéhùn jọ wà láàárín wa yẹn. So kí n lọ bá kí n dẹ̀ jẹ́ kó yé pé kó má bí inú nǹkan kan bá yẹn pé báí báí báí báí ló fà. Pé bóyá tí wọ́n bá tẹ́lẹ̀ yá fail mi àbí kí wọ́n fún mi ní àsìkò díẹ̀ sí láti lè já sí pé kí n pé àdéhùn wọn. So àwọn nǹkan báí báí náà ni nǹkan tí mo máa ń ṣe pẹ̀lú nǹkan tó bá ní ṣe pẹ̀lú àdéhùn. Ó jẹ́ bó ṣe jẹ́.

Iyẹ àkókò eléyìí tí mo máa ń lò láti sùn, ìgbà tó já sí pé ìbéèrè eléyìí ó wà dàréèt, ó ẹ̀mí ni ìbéèrè yìí dojúkọ, ṣó yé bá yẹn ṣo máa ń dáhùn nípa ara mi gangan, màá dẹ̀ tún dáhùn náà generally, iye àkókò eléyìí tó yẹ kí ọmọ ènìyàn máa sùn. So nípa ẹ̀mí fún ara mi gangan, iye àkókò eléyìí tí mo máa ń fi sùn ó kéré tán ní ọjọ́ kan àbí lójùmọ́ kan, òun náà ni kíni o wákàtí mẹ́fa, wákàtí mẹ́fa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbá dẹ̀ ni ó já sí pé bí òru yẹn náà ni mo máa, mo máa ń fi ń sùn. Látara pé àwọn, ẹ́, ọ̀sán mi ìrọ̀lẹ́ mi àárọ̀ ni, ṣo mo máa ń fi ṣe àwọn oríṣìíríṣìí iṣẹ́. Àbí kó yé bá yẹn mo máa ń fi lọ síbi iṣẹ́, mo máa ń fi ṣe oríṣìíríṣìí àwọn iṣẹ́. Eléyìí tí bùkátà bá pé fún pé kí n ṣe wọ́n. So alẹ́ yẹn náà ni mo máa ń so ráyé. So òun náà ló fa tó já sí pé kíni ohun wákàtí mẹ́fa ó kéré tán ni mo máa ń fi ń sùn. Iyẹn láàárín Monday sí Friday nígbà tí mo bá ní bùkátà sí pé kí n lọ ibi iṣẹ́. Àmọ́ tó bá já sí pé bí Saturdays and Sundays, a mọ̀ pé a ti wà ní òpin ọ̀sẹ̀, so Saturday, Sunday ni kò máa ń sábà sí iṣẹ́. Àbí ó jẹ́, ẹ́, ó jẹ́ àwọn ọjọ́ ilé tí òpin máa ń dé bá iṣẹ́. So mo lè ó kéré jù, ṣo wákàtí bí mẹ́jọ ni mo máa ń fi ń sùn, àbí kó yé bá yẹn. Ìgbà míì náà dẹ́wàá tó já sí pé kíni o láàárín Monday sí Friday ó lè jẹ́ wákàtí mẹ́jọ ó kéré tán àbí kó yé gba ẹ́n. Ẹ̀, tó dẹ̀ máa jẹ́ Saturday, Sunday yẹn, mo lè ó kéré tán wákàtí méjìlá tó kọ́ dẹ̀ máa jẹ́ pé màá kàn máa sùn ni, àbí kó yé bá yẹn. So àwọn kan, àwọn wákàtí tí mo máa ń fi sùn náà eléyìí tí kò bá ní nǹkan mí inú o. Tó kọ́ dẹ̀ normal tí mo máa ń fi sùn ó kéré tán wákàtí mẹ́fa àbí kó yé wákàtí mẹ́fa ó kéré tán. Àmọ́ tó bá já sí pé òpin ọ̀sẹ̀ la bá wà ó kéré tán wákàtí mẹ́jọ. So eléyìí ni ṣe pẹ̀lú èmi gangan fún ara mi. So jẹ́nẹ́rálí spikin, ta bá ní ká wò pẹ̀lú ìmọ̀ àwọn, ẹ́, àwọn doctors bí wọ́n ti ṣe máa ń sọ náà ni pé kíni o ká jẹ́yàn tí yóò máa fi wákàtí mẹ́jọ sùn ó kéré tán látara àwọn àǹfààní àti àwọn oríṣìíríṣìí, ẹ́, àǹfààní eléyìí tí yóò ṣe fún àwọn àgọ́ ara wa. Nítorí wọ́n ní pé kíni o ó ṣe kókó ó dẹ̀ ṣe pàtàkì kí àwọn ẹ̀yà àwọn ara wa yìí kí wọ́n ní ìsinmi. So wákàtí mẹ́jọ ni wọ́n máa ń recommend pé ó tiẹ̀ wá kéré tán àbí kó yé bá yẹn. So ó kéré tán ni o, a lè gbo ju bẹ́ẹ̀ lọ láti lè já sí pé kíni o kí a fi sùn àbí kó yé bá yẹn. So iyẹn ló jẹ́ generalis-- iyẹn ló jẹ́ jẹ́nẹ́rá nọlẹ̀j-general knowledge eléyìí tí èmi mọ̀ nípa orun sísùn. Àmọ́ èmi fún ara mi, gẹ́gẹ́ bí mo ti ṣe sọ o náà ni pé kíni o wákàtí mẹ́fa ní àwọn Monday to Friday látara pé ibi iṣẹ́ kànkan bá yẹn, ṣo òun náà ni mo máa ń fi sùn. Àmọ́ nígbà míì ó lè jẹ́ wákàtí mẹ́jọ àbí kó yé bá yẹn. So tó bá já sí pé ó bá bọ́ sí òpin ọ̀sẹ̀ àbí kó yé bá yẹn, òpin, iyẹn weekend, tí a bá ti wà ní weekend bá yẹn ṣo mo lè lo wákàtí mẹ́jọ iyẹn ẹ́n láti já sí pé kí n fi sùn. So òun náà ni, ẹ́, dáhùn sí ìbéèrè tí mo, tí mo lè sọ ní ọwọ́ lọ́wọ́ bá yẹn. Kò jẹ́ bó ṣe jẹ́?

Ǹjẹ́ mo ní àwòrán lára àbí mo ti ẹ ní nǹkan tó jẹmọ́ bí àwòrán lára? Rárá, mi ò ní àwòrán lára. Ìbéèrè eléyìí tí bá ní kí n wò fínífíní ó jẹ́ bí closed question kì ń ṣe nǹkan tí mo lè ṣàlàyé lọ títí látara pé ṣé mo ní àwòrán lára. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ̀hẹn, bó ṣe yẹ kí n dáhùn nìyẹn. Àmọ́ mo fẹ́ fàágùn, mo fẹ́ kí n ṣàlàyé nǹkan tó fà eléyìí tí mo ò fi ní àwòrán lára. So àwòrán náà ní ìsin, òun náà ni àwọn olóyìnbo ń pè ní tattoo, tattoo. Gẹ́gẹ́ bí mo ti ṣe gbọ́, mi ò mọ̀ bóyá ó tọ̀ni àmọ́ mo gbọ́ pé tí èèyàn bá jẹ́, eyan kan tó máa ń ya àwòrán lára. So irú èèyàn bẹ́ẹ̀ kò ní ní àǹfààní láti lè já sí pé kí ni ó máa kó donate ejẹ fún àwọn èèyàn tí wọ́n bá bókatá sí látara pé kí ni wọ́n ní kí ni tattoo yẹn ó máa affect blood. Bóyá ó máa ń kó dọ̀tí bà ni ò àbí nǹkan mí ìná dèé ni. So mi fẹ́ lè sọ títí. So eléwá nínú àwọn ìdí eléyìí tí mo ò fi ní àwòrán lára. Ẹ̀kéjì bẹ́ẹ̀ náà ni pé kí ni àwùjọ tí wọ́n bí báyìí ó jẹ́ nǹkan ewọ̀, ó jẹ́ nǹkan ìwọ̀ fún ọkùnrin àbí fún obìnrin náà ni àbí fún ọmọdé àbí fún àgbàlagbà pé kí wọ́n máa ya àwòrán sí ara wọn. Torí pé kí ni wọ́n ní ìgbàgbọ́ pé kí ni ẹni tí ó bá ń ṣe bẹ́ẹ̀ nǹkan ò ọmọ burúkú ni wọ́n yàn bẹ́ẹ̀. Ọmọ tí ò ní iyì kankan ni, ọmọ tí yóò ṣe é fi àpọ́nlé lọ. Òun náà ni irú èèyàn bẹ́ẹ̀ tó bá máa ń ya àwòrán. Ẹlẹ́ẹ̀kẹta ó ní ṣe pẹ̀lú ìgbàgbẹ́ nìkan gan fún ara mi látara pé kí ni, ẹ́, àwọn òlùmọ̀, àwọn òlùmọ̀, àwọn tó jẹ́ bí alfa. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé fún wa náà ni pé kí ni Ọlọ́run bá ṣe lé wọ̀ kí èèyàn máa ya àwòrán sí ara rẹ̀ àbí kó yé bá yẹn. Ó lè, àwòrán gba mi gan, ó lè jẹ́ bí kí èèyàn kọlà. Àwọn tí wọ́n máa ń kọlà, àwọn bí tribal mark nǹkan kan bá yẹn pé Ọlọ́run bá ṣe pé kí ni ó ṣe lé wọ̀ fún èèyàn kí èèyàn ya àwọn àwòrán yẹn kí èèyàn yà sí àwọn oríṣìíríṣìí ẹ̀yà ara wa. wỌ̀ dẹ̀ tu sọ pé kí nio, Ọlọ́run bá ṣe pé kí ni ó kórìíra yíyà àti ẹni tí ó bá yà fún èèyàn náà nǹkan kan bá yẹn. So àwọn méjèèjì kan ò, wọ́n á ṣe pé kí ni wọ́n á pàdé ìbínú Ọlọ́run látara pé kí ni wọ́n ya àwòrán fún àwọn èèyàn àbí kó yé bá yẹn. So ìwọ tí wọ́n ya àwòrán fún, Ọlọ́run bá ṣe pé kí ni a kórìíra rẹ. Ìwọ tó ń yà fún èèyàn náà, Ọlọ́run bá ṣe pé kí ni a kórìíra ara rẹ. So lá, àwọn nǹkan wọ̀nyí náà ló fà eléyìí tí mo fi ní ìfẹ́ sí pé kí n máa ya àwòrán látara pé kí ni kì í ṣe nǹkan tí ó bá àwùjọ wa mu, kì í ṣe nǹkan tí Ọlọ́run bá ní ìfẹ́ sí, kì í dán ṣé nǹkan náà tó dà sí pé kí ni medically or healthwise ó jẹ́ nǹkan tó da. So nǹkan negative, negative impact náà ló máa ń ṣe fún ara. So àwọn nǹkan wọ̀nyí náà ló, ló fà, ló jẹ́ kí n kórìíra pé kí n ní àwòrán ní ara mi. So láyé láyé, láyé láyé ni mi ò ní ya àwòrán sí ara mi. Mi ò dẹ̀ ní gba àwọn èèyàn náà ní ìyanjú pé kí wọ́n ya àwòrán sí ara wọn. Bó tẹ́ já sí pé lọ́dọ̀ àwọn ẹlòmíràn ni wọ́n á máa sọ lẹ́nu tí wọ́n pé kí ni, ẹ́ rí, ẹ́ rí ẹ̀yin tí ẹ́ ní àwòrán lára, ẹ́ rí pé ẹ̀yin lóko. Èsì tí a máa ń fọ̀ fún wọn náà ni pé kí ni ẹ̀yin gangan ni baba ó mú gọ̀. Ẹ̀yin gangan ló ori yiò pé. Kí ni ẹwà wo ni, kí ni ẹ́, ẹ́, kí ni ẹwà wo ni elébi fún un yín pé ẹ̀yin jẹ́ nǹkan sára yín, ara yín tó ti dá tẹ́lẹ̀ ẹwà tó ń bàjẹ́ nǹkan kan bá yẹn. So èsì tí a máa ń fọ̀ fún wọn náà ni ẹ́. So wọ́n á máa wò wá gẹ́gẹ́ bí pé tọ̀ àwa tí wá kọ́ ara òkú orin wa, à já sí, à mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Àwa náà rẹ́ máa dá wọn lóhùn pé kí ni ẹ̀yin gangan ló rí yóò pé. Ẹ̀yin gangan ni ómú gọ̀, ẹ̀yin gangan ni ìdìdìnrìn látara pé kí ni àwọn ìdí wọ̀nyí eléyìí tí mo ti sọ tẹ́lẹ̀, òun náà ló fà tí a fi máa ń, tí a fi máa ń takò irú àwọn èèyàn bẹ́ẹ̀ àbí kó yé bá yẹn. So bó jẹ́ bó ṣe jẹ́ mi ò ní ìfẹ́ kí n máa ya àwòrán sára mi.

Ilé ìṣẹ̀mbáyé, ṣé ohun kó ni wọ́n ń pè ní museum ṣá, àbí àwọn tourist center tí bá gbọ́yé dáadáa? Tourist, òun náà ló máa jẹ́ museum, òun náà ló máa jẹ́ museum. So ì máa wá ṣe ìrìnàjò náà kọ́ ni wọ́n ń pè ní bóyá tourism. Kí èèyàn máa gba'fẹ́ lọ pé kó lọ rí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn ìṣẹ̀mbáyé, àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú bí nature, àwọn nǹkan tó jásí pé kí ni o, à nǹkan ìyàlẹ́nu, nǹkan ìyàlẹ́nu ló jẹ́. So ǹjẹ́ mo wá nífẹ̀ẹ́ sí, ǹjẹ́ mo nífẹ̀ẹ́ sí pé kíi máa lọ irú àwọn ààyè yẹn? Bẹ́ẹ̀ni. À látara npé èmi jẹ́ èèyàn kan tí ó nífẹ̀ẹ́ pé kíi máa àwọn nǹkan tó ya ni lẹ́nu, àwọn nǹkan tó jẹ́ bí i ìkan tó jásí pé à ó, ó fẹ́ takò lákaàyè. Tí kì bá ṣe pé kí ni o, èèyàn kàn rí náà ni, èèyàn lè fẹ́ sọ pé irú nǹkan bẹ́ẹ̀ nǹkan o kò sí. So lára àwọn nǹkan, lára àwọn nǹkan wọ̀nyí náà ló jẹ́ kí n nífẹ̀ẹ́ sí àwọn nǹkan tó bá ń ṣe pẹ̀lú ìṣẹ̀mbáyé. So fún bí àpèẹrẹ nísinyí, t'èèyàn bá lọ sí, ẹ́ẹ́ íbo lọ ń pè ná o Mecca. Ẹ̀ẹ́ so ó, ó jẹ́ ìlú kan tó wà ní Saudi Arabia. Ẹ̀yàn á rí oríṣiríṣi àwọn nǹkan nbẹ́ẹ̀. Eléyìí tó jásí pé à tí kì í bá ṣe pé bóyá èèyàn rí i ní, tó bá jásí pé èèyàn, tó bá jásí pé èèyàn bá gbọ́ s'éti, ó súnmọ́ k'èèyàn máa lè, k"èèyàn máa lè gbàgbọ́. Àbí kó yé bá yẹn. Torí wọ́n ní ààyè kan wà ní Mecca ní Saudi Arabia yẹn. So àpáta ni. So wọ́n sá sọ oríṣiríṣi nnkan eléyìí tí ó ní ṣe pẹ̀lú ààyè yẹn, ààyè yẹn. Mo dẹ̀ confirm pé òdodo ló jẹ́. Àbí kó yé bá yẹn. Tí kì í bá ṣe npé ibi ẹbẹ, ibẹ̀ gangan ó tún wà ní, ẹ́ẹ́ ó wà ní ààyè ni. Ẹ̀yàn lè má fẹ́ gbàgbọ́. Ni orílẹ̀ èdè kan tá a mọ̀ sí Egypt nàá, ó ní eré kan náà tó wà nbẹ̀ tí wọ́n ń sọ pé bóyá eré Pharaoh, eré Pharaoh. Àbí kó yé bá yẹn. Pharaoh, a sá mọ̀ Pharaoh now. Pharaoh tó wà ní ayé ìgbà Moses ìyẹn Musa. Ẹ̀ẹ́ ẹ́ẹ́. So wọ́n ní eré rẹ̀ pé kó jẹrà nǹkan kan bá yẹn pé ó wà ní museum park wọn, ó wà ní ilé ìṣẹ̀mbáyé tí wọn. Àbí kó yé bá yẹn. So tá bá ní orílẹ̀ èdè tí wá náà nbí báyìí, a ní àwọn ààyè bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ tiwa ń bí báyìí náà tó jásí pé bóyá bí wọ́n kàn lè gbẹ́ nǹkan ni tó jásí pé èèyàn gan-an ò tiẹ̀ lè ronú lọ síbẹ̀. So a lọ ṣe àbẹ̀wò sí irú nǹkan bá yẹn. A wò tọ̀, a tọ̀, a sá ti ẹ́ẹ́ẹ́, a wò sá, a fúnójú lọuńjẹ nǹkan kan bá yẹn. So kò jẹ́ bó ṣe jẹ́. Ayé ilé ìṣẹ̀mbáyé náà ó dẹ̀ tún jẹ́ ààyè kan eléyìí tó jásí pé kí ni o. A lè fi jẹ́ kí orílẹ̀ èdè wa kó tún dàgbàsókè ju, kó tún dàgbàsókè sí dáadáa. Àbí kó yé báa yẹn. A lè fi jẹ́ kí orílẹ̀ èdè wa kó dàgbàsókè sí látara npé owó eléyìí tí a bá máa ń generate nbẹ̀, owó eléyìí tí a bá máa ń rí nbẹ̀ kí a fi tún orílẹ̀ èdè tiwa náà ṣe. Òun náà ni Qatar ń ṣe now tí, ẹ́ẹ́ tí ẹ́ẹ́ orílẹ̀ èdè wọn tó fi dí npé ó dàgbàsókè sí. Qatar ò ní kíni lọ títí now. Wọn ò ní àwọn mineral resources yẹn, wọ́n ò ní lọ́dọ̀ wọn títí náà. Àmọ́ ìwọ̀nbá nǹkan tí wọ́n ní, ẹ́ẹ́ wọ́n jẹ́ kí ó wà fún àwọn èèyàn kí wọ́n máa wá láti orílẹ̀ èdè oríṣiríṣi kí wọ́n máa wá wo irú nǹkan bá yẹn. So látara nǹkan tó dẹ́ n ri nbẹ̀ wọ́n fi tún orílẹ̀ èdè tíwọn ṣe ń sìn. Wó, táabá máa ka orílẹ̀ èdè bí i márùn-ún ní ayé ta wà ní ìsìnyí. Kò fẹ́ẹ ni sí ká máa má dárúkọ̀ Qatar. Àbí kó yé bá yẹn. Irú nǹkan bá yẹn náà ló jẹ́ kí wọ́n lè fi jẹ́ kí orílẹ̀ èdè tí wọn náà kó dàgbàsókè sí. So òun náà ni ìdáhùn pẹ̀lú ìbéèrè eléyìí tí ó bèrè yìí. Kò jẹ́ bó ṣe jẹ́.

Àwọn ojú òpó ayélujára eléyìí tí mo wà, so kí n ka wọ́n lẹ́yìn wá gbà náà kí n wá sọ àwọn ànfàní eléyi ti ó wà níbẹ̀ àti àwọn ìdí pàtàkì tí mo fi wà ní irú àwọn ayélujára wọ̀nyẹn. So kò yé bá yẹn. So àkọ́kọ́ nu ẹ, eléyìí tí mo máa ń fẹ́ lò jùlọ tí mo dẹ̀ ní ìfẹ́ sí jùlọ, òun náà ni WhatsApp. WhatsApp. So eléyìí ni ó jẹ́ kan tí ó ń rọrùn kódà kò pọ́ńgọ̀ná kí èèyàn lọ sí ilé ìwé lọ títí. Ṣíwájú pé kí èèyàn tẹ̀ tó lè ní ìmọ̀ nípa bí èèyàn tí ṣe lè lo irú, ẹ́, ayélujára yẹn àbí kó yé bá yẹn. Ó wà user friendly gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ń sọ ní ẹ̀dọ̀ èdè òyìnbó. Ko kì ń ṣe kan tó wà very technical. Ó, ó ń rọrùn dáadáa. Ó ń rọrùn dáadáa kódà àwọn tó jẹ́ bí àgbàlágbà gan wọ́n lè lo irú, ẹ́, òpó ayélujára yẹn. Ìyẹn ta mọ̀ sí WhatsApp. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni Facebook. Látara wipé kí ni ò, o máa ń jẹ́ kí a connect àwọn èèyàn tó já sí pé ó ti pẹ́ tatẹ tí rí wọn, ta ti rí wọn kẹ́yìn. Facebook ni yóò jẹ́ kí a ní connection yẹn, yóò jẹ́ kí a lè pàdé ra wa. Àwọn tó jẹ́ bí ọ̀rẹ́ tó já sí pé kí ni ò jìnàjìnà na wà. So pẹ̀lú Facebook a lè rí wọn, a lè rí wọn tó ní pé kí ni Facebook ni ó jẹ́, ẹ́, ẹ, ó jẹ́, ẹ, òpó ayélujára kan tó já sí pé kí ni ò, o máa ń link àwọn èèyàn tó já sí pé èèyàn ní ìkan àbí èèyàn ní ìbáṣe kan pọ̀ kan pẹ̀lú wọn rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. So yóò link wa pọ̀ mọ́ wọn. So lára àwọn ànfàní eléyi ti ó wà fún Facebook nìyẹn. Òun náà dẹ̀ ní ó jẹ́ kan tó rọrùn láti lè lò àbí kó yé bá yẹn. Ó jẹ́ n kan tó rọrùn láti lè lò. Ìyẹn Facebook. Ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn òpó ayélujára eléyi tí mo máa ń lò tí mo dẹ̀ ní ìfẹ́ sí, òun náà ni Instagram. Instagram. So Instagram náà ni oríṣiríṣi àwọn ànfàní náà ló wà níbi Instagram. Ó tẹ̀ já sí pé mi kì í máa ń fi bẹ́ẹ̀ lò lọ títí. Àmọ́ òun náà ní ànfàní kan sí méjì tó òun náà máa ọ́fà bá yẹn. So nínú ẹ̀ nà tú ni a ní, ẹ́, kí lọ ń pè náà? X. Eléyi tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀. So òun náà ní àwọn ànfàní kan sí ìkejì eléyìí tí ó máa ń ṣe. Nínú ẹ̀ nà la túntún ní Telegram. Bó tẹ̀ já sí pé Telegram yẹn òun, ó ní ìwúlò púpọ̀ dáadáa ń tìẹ́ látara pé kí ni o òun ní èèyàn lè fi ǹkan sórí ẹ tó jẹ́ máa já sí pé kí ni òun, yóò ó máa ń pẹ́. Ẹ̀hẹn, tí èèyàn bá fi ǹkan sórí, tí èèyàn bá fi ǹkan sórí Telegram, òun ní space dáadáa, ó láyé tó pọ̀. Kódà ó láyé tó pọ̀ ju, ẹ́, WhatsApp gan lọ. Fún bí àpẹẹrẹ nísìnyìí pé èèyàn bá fẹ́ download file tó bá jẹ́ bí one hundred MB. So lórí WhatsApp nǹkan ò-- èèyàn lè download ǹkan báyìí. Àmọ́ lórú Telegram, Telegram ni ó ní èèyàn ní ànfàní láti lè já sí pé kí ni ò, kí èèyàn download irú ǹkan bẹ́ẹ̀ lórí Telegram. A ti ń pé òun tún máa ń tọ́jú message fún ọjọ́ pípẹ́ lópin gbà tí ẹni tó send ẹ ò bá ti delete ẹ. Lórí Telegram nísìnyìí message pé á bí ọdún mẹ́wàá èèyàn ṣì máa rí lórí Telegram. Kódà èèyàn tún lè, èèyàn tún lè download ẹ. Àmọ́ WhatsApp tó bá ti lè dín pé ó ti ń lọ bí oṣù kan ni báyìí yẹn so automatic yóò parẹ́ fúnra rẹ̀ àbí kó yé bá yẹn. Àmọ́ iru eléyìí ǹkọ kò sí fún Telegram. So ó wà lára àwọn ìdí pàtàkì kan eléyìí tó jẹ́ kí n nífẹ̀ẹ́ Telegram. Ah! Àmọ́ WhatsApp ń tì ẹ́, òun ń rọrùn gan ń tì ẹ́. Gbogbo èèyàn ló wà lórí WhatsApp. Ìkan tí mo máa fi sọ pé mo fi fẹ́ ní ìfẹ́ òun ju Telegram lọ ni. Àmọ́ yàtọ̀ sí elé yìí kò fẹ́ sì, kò sí kan tí WhatsApp lè ṣe Telegram ò lè ṣe. Àmọ́ kí n ṣe gbogbo nkan tí Telegram lè ṣe ni WhatsApp lè ṣe àbí kó yé bá yẹn. Ó kan jẹ ń pé oríṣiríṣi àwọn èèyàn pọ̀, àwọn èèyàn tí wọ́n ń lo WhatsApp wọ́n pọ̀ ju Telegram lọ. Ìkan ẹyọ kan tí WhatsApp fi ju Telegram lọ náà nìyẹn. So àti àwọn ǹkan òmíì náà bá yẹn. So àwọn ojú òpó ayélujára eléyìí tí mo wà ní kókó òun náà ni kí ni ò. Facebook àkọ́kọ́, ẹ́, WhatsApp ẹ̀kẹ́jì, Telegram ẹ̀kẹta, Instagram ẹ̀kẹrin, X eléyìí tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti àwọn òmíì náà eléyìí tí mi o rántí báyìí. So kò jẹ́ bo ṣe jẹ́.

Ǹjẹ́ mo ní ìfẹ́ sí coffee àbí tea? Ah! Kò sí èléyìí tí mi ò nífẹ́ sínú méjèèjì o. Torí àwọn méjèèjì náà ni nǹkan tí mo máa ń mu dáradára. Kódà kì ń ṣe ǹkan tí mo máa ń fi ń ṣeré, pàápàá jùlọ tó bá dà sí pé èmi fún ara mi ni mo bá ṣe. Tó bá jẹ́ pé èmi fúnra gan-gan ni mo bá ṣe. Látara pé kí ni o, mo mọ bí mo ti ṣe máa ṣe tó máa fi suit taste mi, tó máa fi já sí pé kí ni ò yíò bá àádùn mi mu dáadáa. Mi dẹ̀ kí ń máa fi ń ṣeré, pàápàá jùlọ nígbà tí ooru tó bá ń mú, ẹhẹn. So tó rú bá ń mú ńkọ́ o. So ó jẹ́ pé màá fi yìnyín, màá fi lò ìyẹn ice block. Tó bá dé já sí pé òtútù bá ń mú, tó bá té tú wá lọ́ bọ́ sọ́wọ́ alẹ́, àihẹn, màá kọra gbómi fẹ́ẹ́rẹ́fẹ́ kaná, màá fi lò. Tó bá yẹ pé tea ni àbí tó bá já sí pé coffee, ó jẹ́ ǹkan tí mi máa kí n fi ṣeré rárá. So ní àfikún náà ni pé kí ni o, kí ni ǹkan tó mú mi fẹ́ràn tea àbí coffee náà ni? Torí méjèèjì náà ni mo kúkú ní ìfẹ́ sí. Ǹkan tó fà á tí mo fi fẹ́ràn rẹ̀ náà ni pé kí ni o, ó jẹ́ ǹkan tí, àdélébá ni. Ó jẹ́ ǹkan tí wọ́n bí mi mọ́. Ó dẹ̀ tún jẹ́ ǹkan tí mo, tí mo, tí mo, tí mo bá dàgbà, látara pé kí ni o, àwọn òbí mi ńkọ́ o, wọ́n ní ìfẹ́ sí. So eléyí ǹkọ́- ó jẹ́ ǹkan tí ó fà á tèmi náà dẹ̀ fi ní ìfẹ́ sí. Ó jẹ́ ǹkan tó fà á tí èmi náà fi ní ìfẹ́ sí. Ó dẹ̀ wà láàra àwọn ǹkan pàtàkì, láàra àwọn oúnjẹ àbí láàra àwọn ikọ́ ẹni dodo elé tí mi máa kí mi ṣe nígbà kankan. So bá ni mo tẹ̀ sí máa ń wá ń pò tí bá fẹ́ pò, bá ni mo ṣe máa ń ṣe ìyẹn tí bá fẹ́ mu. Òun náà ni pé kí ni o, tó bá dà sí pé àsìkò òtútù, gẹ́gẹ́ bí mo ti ṣe sọ síwájú, òun náà ni pé kí ni o, màá wá omi, màá gbómi kaná àbí kó yé bá yẹn. So àwọn mílìkì mi màá ti ṣe tó gbogbo ẹ, màá da gbogbo ẹ sínú ìfẹ́, ìyẹn táa mọ̀ sí cup, màá dà sínú ẹ̀. Sugar mi ni o, milk ni o àti bọ́yá burnvita àbí Milo, ó dẹ̀ lè jẹ́ lipton náà ni màá lò. So tí bá ti wá gbogbo ẹ pò bá yẹn, so màá dàpọ̀ mọ́ ara wọn. Then omi tó bá ti gbóná, màá dẹ̀ dà sínú ìfẹ́ mi, màá fi ṣíbí ńkọ́ o, màá fi rópọ̀. So ó túnmọ̀ sí pé kí ni o, tea mi àbí coffee ó ti wà nílẹ̀ níyẹn. Ó ti wà ní ǹkan tí ó já sí pé mo lè mú. Tó bá dẹ̀ já sí pé ìgbà ooru látara ǹpé òórùn àbí ǹkan kan bá yẹn, ó bá ń rán lọ dáadáa bá yẹn. Ó túnmọ̀ sí pé ooru máa wà ní ìta. So kí ni mo máa ṣe o? Kò ní tú bá lákàyè mú kó jẹ́ pé ìgbà náà ni màá tún á máa wá mu tea tó gbóná. So màá kọ̀ wá bí yìnyín, àbí kí n lọ ra yìnyín níta, ìyẹn tí ó bá ṣì iná so màá lọ ra yìnyín, ẹ̀hẹn. So màá dẹ̀ dà gbogbo àwọn ǹkan tí mo bá nílò, màá dà sínú cup àbí kó yé bá yẹn. Then màá dà yìnyín yẹn àbí omi tó bá tutù dáadáa náà ni màá dà sínú cup then màá fi ṣíbí ńkọ́ o, màá fi rópọ̀. So ó túnmọ̀ sí pé lẹ́yìn ìyẹn, lẹ́yìn ìgbà náà kọ́ o, ohun mímu yẹn ó ti wà nílẹ̀ níyẹn. Ó ti jẹ́ ǹkan tó já sí pé kí ni o, mo lè mú bá yẹn. Ó dẹ̀, ó dẹ̀ máa ṣe dáadáa. So láàra àwọn ìdí pàtàkì tó jẹ́ kí n tún ní ìfẹ́ sí náà ni pé kí ni o, gẹ́gẹ́ bí àwọn onímọ̀ nípa ago ara àbí àwọn ká ṣọ pé àwọn doctors náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣàlàyé ní pé, nípa pé kí ni o, ó jẹ́ ǹkan tí ó máa ń fún ara ní àǹfààní dáadáa. Ó jẹ́ ǹkan tí ó ní ìwúlò pàtàkì eléyí tí coffee àbí tea tó máa ń ṣe fún ara. Èmi dẹ̀ ní, mi kì í mọ àwọn ǹkan báyìí mi máa kí mi ṣe, pàápàá jùlọ tó bá ṣe já sí pé ǹkan eléyìí tí yíò ṣe ara láǹfààní ni. So mi kì í máa ń fi irú àwọn ǹkan bá yẹn mi máa kí ń fi ń ṣeré rárá. So wọ́n dẹ̀ ní pé kí ni o, kò fẹ́ sí àbúrú àbí kò fẹ́ sí ìjàǹbá eléyìí tí ó máa ń fà fún ara. So látara ìdí èyí náà ló jẹ́ kí n ní ìfẹ́ sí coffee àbí tea àbí méjèèjì náà. So kò sí èléyìí tí mi ò ní ìfẹ́ sí. So kò dẹ́ sí èléyìí tí mi kì í máa ń mu dáadáa nínú àwọn méjèèjì yẹn. So kò jẹ́ bó ṣe jẹ́ jàre.

Ǹjẹ́ mo máa ń kọ́ ǹkan lórí íńtánéètì? Bẹ́ẹ̀ ni. Mo jẹ́ ǹkan tó ní ìfẹ́ láti lè jásí pé kí n máa wá ìmọ̀. Ìyẹn ni pé kí ni o, mi ṣé ǹkan tó ní ìdádúró níbi pé ká máa wá mọ̀. So mo jẹ́ ǹkan tó ní ìfẹ́ ìtẹ̀síwájú níbi ìmọ̀ wíwá àti níbi ìmọ̀ níní. Látara pé kí ni o, ẹ̀, ìmọ̀ kì í pọ̀jù fún èèyàn, ìmọ̀ kì í pọ̀jù fún èèyàn. So wọ́n dè ní pé kí ni o, ìmọ̀ it has no bound. Kò sí nkan ti èèyàn o le ìmọ̀. Lókùú ìgbà tó bá jẹ́ ìmọ̀ eléti ó bá ń sa àǹfààní, lókùú ìgbà tó bá jẹ́ ìmọ̀ elétó jásí pé kí ni o, yóò ní, ẹ́, yóò ní ǹkan pàtàkì eléti yóò ṣe fún èèyàn àti fún àwọn ẹlòmíràn náà. So ìmọ̀ báyẹn so jẹ́ ǹkan tí mo máa ń wá. Kò wá sí ọ̀nà tí mi lè gbà láti wá ìmọ̀. Ó lè jẹ́ lọ́wọ́ èèyàn bí i tèmi náà báyìí, ó lè jẹ́ lọ́wọ́ ọkùnrin, ó lè jẹ́ lọ́wọ́ obìnrin, ó lè jẹ́ lọ́wọ́ ọmọdé, kódà ó lè jẹ́ lọ́wọ́ àgbàlagbà náà látara pé kí ni o. Kò sí ǹkan tí óóò ìmọ̀ ó pé sọ́dọ̀ èèyàn kan, ìmọ̀ ó pé sọ́dọ̀ èèyàn kan. Èèyàn tí wọn bá, tí èèyàn bá ń fojú di pé ṣé elèyi dẹ́ le mọ̀ sá, ó lè jẹ́ iru èèyàn bẹ́ẹ̀ náà ni yóò mọ̀. Ọmọ kékeré tí èèyàn ń fojú di pé, à ílé yìí ṣì kéré ná. À, ó lè jẹ́ lọ́dọ̀ iru èèyàn bẹ́ẹ̀ náà ni yóò ti máa bá ǹkan tó jásí pé èèyàn nílò gan láti mọ̀. Ó lè jẹ́ pé lọ́dọ̀ ọmọ kékeré báyìí ni yóò ti máa kọ́. So àmọ́, ko má dàbí pé mò ń, mo kàn ń póyè. Òwun nà ni pé kí ni o, íńtánéètì, à, ó tẹ̀ já àyè kan eléyi ti ó ń ranrun, eléyi ti ó jẹ́ ǹkan tí ó fi ni lọ́kàn balẹ̀. Lópo ìgbà tí èèyàn bá ti lọ sí àwọn àyè eléyi tó jásí pé kí ni o, wọ́n wà trusted dáadáa tó jásí pé èèyàn lè fọkàn tán. Ààyè tó jásí pé kí ni o, àwọn èèyàn wọ́n ti ṣe oríṣiríṣi iwá di fínifíní nípa pé ìmọ̀ tí èèyàn lè kọ́, èèyàn, ìmọ̀ eléti èèyàn lè kọ́ ń bí ẹ̀kọ́, ó jẹ́ ǹkan tó wà verified. Ó jẹ́ ǹkan tí óóó táwọn, àwọn èèyàn lọ́pọ̀lọ́pọ̀ tí wọ́n ti fò ń tẹ̀rún pé kò sí ǹkan tí wọ́n máa kọ́ lórí irú ààyè báyìí tí ó ní jẹ́ ǹkan tí ó wà legit, tí ó ní jẹ́ ǹkan tí ó fi ni lọ́kàn balẹ̀. So tí wọ́n bá ti lè jẹ́ irú ààyè bẹ́ẹ̀ ní lórí íńtánéètì, kí ló dé tí mi n lè kọ́? Mo máa kọ́ mọ̀nà látara pé kí ni o, màá tún lè kún si níbi ìmọ̀ níní látara pé màá tún ní òye látara pé èmi náà máa tún ní ìdírí. So òun nà dè ní pé kí ni o, gbogbo ǹkan tí bàá kọ́ lórí íńtánéètì ó wà bẹ́ẹ̀ eléyi ti ó jásí pé kí ni o, màá kọ wọ́n kalẹ̀. Ó dè wà bẹ́ẹ̀ eléyi ti ó jásí pé kí ni o, màá há wọn sórí. Ìyẹn ni pé kí ni o, màá make sure pé kí ni mo memorize ẹ́, hhen. Í há ǹkan òun ni pé kí ni o memorize, ẹ̀yẹn ni pé kí ni o, kí èèyàn há sínú ọpọlọ látara pé gbogbo ìgbàkígbà tí èèyàn bá nílò irú ìmọ̀ bẹ́ẹ̀, so èèyàn kò máa péjádè nínú ọpọlọ èèyàn. Ó dè wà nínú ẹ na eléyi ti ó jásí pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà èèyàn ní lè há sórí. So mo lè kọ kalẹ̀, mo lè kọ kalẹ̀ máa dè fi pamọ́ síbi kan. Kódà mo lè má tẹ̀tú kọ kalẹ̀ gan sínú iwe. Mo lè, mo lè save ẹ sórí fóònù mi as bí i á bí i file, ẹ́hẹn. So ìgbàkígbà tí n bá nílò rẹ̀, so mo kò máa ṣe lórí fóònù mi ni. Màá dè go through. Ìyẹn ni pé kí ni o, màá wo dáadáa, ẹ̀hẹn, ǹkan tí mo bá nílò bẹ́ẹ̀, màá dè fi, màá fi sára mí làǹfààní, màá dè fi ṣẹ́yẹ àwọn ẹlòmíì náà ni àǹfààní. So íńtánéètì ni ó jẹ́ ààyè kan pàtàkì eléyi ti èèyàn lè ti kọ́ ìmọ̀. Kódà ìmọ̀ tí èèyàn bá ní gan, èèyàn lè ṣe rẹ̀. Ìyẹn ni pé kí ni o, èèyàn lè jẹ́ kí àwọn èèyàn náà kí wọ́n tún jẹ àǹfààní níbi ǹkan tí èèyàn mọ̀ lórí íńtánéètì. Íńtánéètì ò sí pé kí èèyàn lọ kọ́ ìmọ̀ nìkan bẹ́ẹ̀. Ó wà fún pé kí ni o, ìmọ̀ tí èèyàn fún ara rẹ̀ bá ní iná, kí èèyàn ṣe pé kí ni o, kí èèyàn fi ṣe àwọn ẹlòmíì ní ore. Ó dè jẹ́ ǹkan tí ó ranrun púpọ̀. Ìṣe bí i dáńpé, àìṣẹ̀ máa wá wó ọkọ̀ láti lè jásí pé à ń lọ síbi kan rárá. Lórí fóònù ẹ náà ni, lórí ẹ̀rọ àgbéká ẹ náà ni, lórí ẹ̀rọ ayára bí i àṣá ẹ náà ni, wa kọ̀ lọ sí orí sáìtì kan bẹ́ẹ̀. Wa tó bá ti ní data àbí kó ye báyìí, wa dè ṣe àwọn one or two things wọ́n náà ti wà lórí íńtánéètì ni. Wa dè máa ṣe oríṣiríṣi ǹkan eléyi ti o bá fẹ́ ṣe. So ò ko jẹ́ bó ṣe jẹ́jà rí.

Ǹjẹ́ wọ́n máa ń jẹ gọ́ọ̀mù? Eléyìí ti a mọ̀ sí chewing gum, ìyẹn chewing gum. So oríṣìíríṣìí chewing gum là ní. Mo tiẹ rántí ìgbà táa wà ní kékeré, ó ní chewing gum kan tí wọ́n ń pè ní time bomb. Látara pé ó fẹ́ tóbi díẹ̀ báyìí lẹ́nu, ó fẹ́ tóbi díẹ̀ báyìí lẹ́nu. Àmọ́ nínú rẹ̀ gangan fùkẹ̀fùkẹ̀ báyìí ni. Táa bá ti lè jù sẹ́nu báyìí, tá bá máa fi pa pọ̀ báyìí, yóò di fùkẹ̀fùkẹ̀ ni, yóò, yóò pẹlẹbẹ mọ́lé ni. Ó dà bí pé kí wọ́n rọ atẹ́gùn sínú nkán kí ó ba lè tóbi. Bẹ́ẹ̀ náà ni chewing gum yẹn ṣe rí. Ó dẹ̀ tú ní ìkan náà tí wọ́n ń pè ní banana bai. Látara n pé àádùn rẹ̀ ó fẹ́ dàbí banana bai. So ó jẹ́ nǹkan tí mo máa ń jẹ, ìyẹn chewing gum generally. Ó jẹ́ nǹkan tí mo máa ń jẹ, àmọ́ bí bá ò rí mi ṣe máa ń jẹ sí, ṣé ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti máa jẹ? Rárá, ìdáhùn náà ni pé rárá, mi nífẹ̀ẹ́ pé kí n máa jẹ chewing gum. Lẹ́yìn pé bọ́yá bí ẹ̀ẹ̀kan láàárin, bọ́yá bí, ṣè bí ọjọ́ méje lání ni oṣù kan, ní ọ̀sẹ̀ kan jàre, ìyẹn Monday to Sunday, bọ́yá bí kí á ní pé ẹ̀ẹ̀kan láàrín ọjọ́ méje, ìgbà mí gán, mo ti ẹ̀ lé má jẹ ẹ́ gán rárá. Látara pé kì n ṣe ǹkan tí mo nífẹ̀ẹ́ lọ sí títí. Kì í dẹ́ ṣe ǹkan tí ó bá, tí ó bá, tí ó bá àgọ ara tèmi mú lọ títí báyìí. So òun náà ni ǹkan tí mo lè sọ nípa jíjẹ gọ́ọ̀mù àbí kó yé bá yẹn. So àwọn ìgbà tí mo máa ń jẹ́ náà ni bọ́yá tí mo bá wà lẹ́nu iṣẹ́ tí iṣẹ́ yẹn tó wá, tó gbómi gan-an. Tó jásí pé mo, mo wà very, very busy. Tó jẹ́ pé kò sáyé fún mi. Mo kò lè máa jẹ́ pé kí n máa fi, kí máa fi ti iṣẹ́ yẹn lọ àbí kó yé bá yẹn. Àbí nígbà mí náa dẹwàá bọ́yá pé mo kọ̀ tí ẹ fẹ́ po itọ́ lẹ́nu àbí kó yé bá yẹn. Bóyá mo kan fẹ́ po tọ́ lẹ́nu. So ìgbàlàyè wà pé kí n jẹ́ nígbà yẹn, kí n jẹ́ nígbà yẹn. So àwọn ǹkan tó lè fa níyẹn tí mo máa fi ń jẹ gọ́ọ̀mù, eléyí tí a mọ̀ sí chewing gum. So ó dẹ̀ jẹ́ nǹkán tí mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àbí kó yé bá yẹn. Mo ti sọ tẹ́lẹ̀ náà pé kì n ṣe nǹkan tí mo nífẹ̀ẹ́ sí lọ títí bá yen. Àmọ́ lẹ́ẹ̀kan láárín, ẹ̀ẹ̀kan láàrín ọ̀sẹ̀ mo lè jẹ́. Kì n dẹ́ ṣe gbogbo ìgbà náà ni irú nǹkan báyen máa ń wáyé. So ó jẹ́ bó ṣe jẹ́ jàre.

Oríṣiríṣi ọ̀nà náà ni máà ń gbà láti lè jásí pé kí n fi ṣe ìtọ́jú ara mi. So nínú àwọn ọ̀nà náà ni ìwẹ̀ wíwẹ̀. Gẹ́gẹ́ ba le ṣe mọ̀ pé ìwẹ̀ wíwẹ̀ ni ó jẹ́ ọ̀nà kan gbòógì eléyii ti a le gbà láti lè jásí pé kí n ka fi tún ara wa ṣe. Ẹ̀kéjì náà ni eyín fífọ̀. Iyẹn ni i pé kínù àwọn eyín wa ká jẹ́yàn tí yóò máa fọ̀ pẹ̀lú àwọn, ẹ, èròjà eléyii ti ó bá ìlànà mu fún bí àpẹ́re nísìnyí, brush àti bóyá bií, ẹ, paste, ẹnhẹn, a lè lo àwọn bóyá bí Oral-B, àwọn bií Maclean, àwọn bií Close-up àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So fún àwọn tó bá dẹ̀ jásí pé wọn bá níìfẹ̀ láti máa lo brush àti, ẹ, paste, ṣó wọn lè lo pákó. Ó ti ni àwon pákó eléyii ti wọ́n recommend. So pákó náà dè ni ó ní oríṣiríṣi ànfaàní eléyii ti ó máà ń bí, ẹnhẹn, tó dẹ́ jásí n pé kíni o, yóò ṣe àwọn eyín wa, yóò ṣe wọ́n ní òge, yóò ṣe wọ́n ní nkan tí ó mọ́, yóò dẹ̀ jásí pé kínù àwọn kòkòrò eleyii tó máa n wà níbí àwọn eyín wa nkọ́ o, yóò bá wa ṣe wọ́n kúrò, yóò bá wa gbé wọn kúrò. Lára àwọn ànfàaní eléyii tó wà fún fífọ eyín náà niyẹn. Lára àwọn nǹkan eléyii tia lè lò láti lè jásí pé kí nù a tọ́jú ara wa, òun náà ni ìpara, kí a máa pa ara wa. Iyẹn ni n pé kínù bóyá bí àwọn èmi ni, ẹ, kíni wọ́n n pè é naa o, Vaseline, orí. Ẹnhẹn, so eléyiii náà nkọ́ ó, o wà lára àwọn nǹkan eléyii ti a lè gbà láti lè jásí pé kíni o, a tọ́jú ara wa. Fún àwọn ọkùnrin òun náà ni pé kínu àwọn, ó ń bẹ ninu àwọn eeyan tó jásípé kíni o irun orí wọn. So gígé, ẹnhẹn, so kí a gé irun orí wa, ká gé irun orí wa. So ta bá tiè lè gé, so ká, ká rí n pé, ká rí n pé a ń fọ a dẹ́ n yà a látara n pé kíni o yíyà rẹ̀ yóò jẹ́ kí àwọn kòkòrò eléyii ti yóò bá fẹ́ sá sí abẹ́ orí wa kí wọ́n kúrò. Fífọ̀ rẹ̀ yóò jásí pé kíni o, àwọn kòkòrò yẹn náà kí wọ́n kúrò ní àwọn ààyè eléyii ti ó wà níbí orí wa. Lára àwọn ọ̀nà eléyii ti mo ń gbà àbí tí a lè gbà láti lè ṣe ìtọ́jú ara wa náà ni kíni o, òun náà ni pé kíni o, ká jẹ́eyàn tí yóò máa ṣan ara, tí yóò máa ṣan ara. Eléyii yàtọ̀ síwẹ̀ wíwẹ̀. Ìwẹ̀ wíwẹ̀ ni a ti mọ̀yẹn, iyen wà general. So ara sísàn ni, so bóyá tèèyàn bá lọ ṣiṣẹ́ tán, tèèyàn bá dàri dé, òun náà ni pé kíni o, kèèyàn ṣan ara, ẹnhẹn, kèèyàn ṣan ara kúrò níbí òru mú mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun náà lára àwọn ọ̀nà eléyii ta lè tun gbà náà ni pé kíni, àwọn irùn abẹ́ wa, so ká jẹ́yàn tí yóò máa mú kúrò látara n pé kíni o, tó bá ti lè pọ̀ ju àwọn kòkòrò wọ́n lè fẹ́ sá síbẹ̀. Tó bá pọ̀ àwọn kòkòrò wọ́n lè fẹ́ sá síbẹ̀ àbí kó ṣe báyìí. So ká jẹ́yàn tí yóò máa mú irun àwọn abẹ́ wa, ká jẹ́yàn tí yóò máa mú kúrò. Lára àwọn ọ̀nà eléeti a lè gbà ṣetọ́jú ara wa náà ni pé kíni o, àwọn aṣọ eléyii ti a bá máa ń wọ̀, àwọn aṣọ eléyii ta bá máa ń wọ̀ tó bá ti dọ̀tí ká jẹ́ èèyàn tí yóò máa fọ̀ o látara n pé kíni o, àwọn oògun ara yẹn, so wọ́n lè bí, wọ́n lè bí kòkòrò, wọ́n lè bí àwọn, ẹ, kòkòrò àìfojúrí, wọ́n lè ji, wọ́n lè bí wọn. So wíwọ ọ́, so yóò ṣe àkóbá fún àwọn ẹ̀yà ara wa, yóò ṣe àkóbá fún ìlera ara tíwa náà fúnra wa. So ó ń bẹ lára àwọn ọ̀nà eléyii ti a lè gbà ṣe ìtọ́jú ara wa. Lára àwọn ọ̀nà eléyii ti a lè gbà ṣe ìtọ́jú ara wa àbí tí mo máa ń gbà láti lè jásí pé mo fi ń ṣe ìtọ́jú ara mi náà ni pé kíni o gbígbá àyíká, gbígbálẹ̀. Rírí n pé àyíká wa ó wà ní ìmọ̀tótó. Eléyii náà nkọ́ o, ó jẹ́ ọ̀nà kan gbòógì, ó jẹ́ ọ̀nà kan pàtàkì eléyii ti yóò jẹ́ kí ara wa nkọ́ o, kó wà ní, ẹ, ìmọ̀tótó, yóò jẹ́ kí ara wa kó dàngajịa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú àwọn nǹkan eléyii ti mo máa ń gbà láti jásí pé kíni o, ara mi wà ní ìmọ̀tótó àbí ara wa náà yóò lè fi wà ní ìmọ̀tótó. So eléyii ni i, ó jẹ́ ìbéèrè kan tí mo níìfẹ̀ sí, ó jẹ́ ìbéèrè kan tí mo fẹ́ràn dáadáa. So mo, mo lèrò pé àwọn esì eléyii ti mo lè fọ̀ yóò ṣe, yóò, yóò fún ẹ ní kíni o, yóò fún ẹ ní, ẹ, insight láti jásí pé kíwọ náà máa lò ó ní, ẹ, ìgbésí ayé rẹ, kò jẹ́ bó ṣe jẹ́.

Orin eléyìí tí mo ní ìfẹ́ ṣe láti máa gbọ́. Òun náà ni àwọn orin, eléyìí to já sí pé kíni òun. Ó máa ń ṣe àǹfààní, ó máa ń ṣe àǹfààní yẹn ni pé kíni òun. Oríṣiríṣi ẹ̀kọ́, oríṣiríṣi ọgbọ́n, oríṣiríṣi ìmọ̀, oríṣiríṣi òye, òun ló kó níbi ọ̀rọ̀ eléti ẹni tó ń kọ orin tó ń sọ. Kì í ṣe àwọn orin eléto já sí pé kíni òun. Ìsọkúsọ, nǹkan tí ò da, ìhun nìyẹn máa máa kọ́. Àwọn ìmọ̀ eléyìí ti ò ṣe ni láánfàní, àwọn ìrírí, àwọn nǹkan tó já sí pé tí ènìyàn bá rí yóò ṣe àkóbá fún ọkàn èèyàn. Àwọn nǹkan báyìí kọ́ ó jẹ́ nǹkan tí mo kórìíra níbi orin gbígbọ́. Bó ti ẹ̀ já sí pé generally speaking, ìyẹn nípé èmi fúnrara mi. Mìí i ṣe èèyàn kan tó ní ìfẹ́ láti máa gbọ́ orin látara àwọn oríṣiríṣi ẹ̀kọ́ eléyìí ti wọ́n ti kọ́ wa látara àwọn nǹkan oríṣiríṣi eléyìí tí wọ́n sọ fún wa nípa pé kí a máa gbọ́ orin. Wọ́n jẹ́ kó yé wá ń pé orin kíkọ ó jẹ́ nǹkan tó máa ń jẹ́ kí ọkàn èèyàn kó kú. Èèyàn tó bá máa ń gbọ́ orin kò ní le ronú fún ara rẹ̀ àbí kó yé bá yẹn kò ní le ronú fún ara rẹ̀. Yóò máa já sí pé kíni òun. Nǹkan tí olórin ń sọ ni nǹkan tí yóò fẹ́ máa ṣe. Ó jẹ́ nǹkan tó da ni òun, kò jẹ́ nǹkan tó da ni òun. So, kò ní le ronú fún ara rẹ̀, yóò jẹ́ kí ọkàn rẹ̀ kó ṣe pé kíni òun kó kú. Èèyàn tó bá dẹ̀ tún máa ń gbọ́ orin náà àbí orin gbígbọ́ náà ni, ó jẹ́ nǹkan tó já sí pé kíni òun. Ó máa ń jẹ́ kí ọpọlọ kó máa lè ṣiṣẹ́ dáadáa àbí kó yé bá yẹn látara pé ariwo gbì gbà gbìgbì eléyìí ti ó máa wà níbi orin kíkọ. Àbí èèyàn ṣá ni máa kọ orin kó máa wà lu ìlú àbí kó máa lu àwọn nǹkan tó níí ṣe pẹ̀lú ìlú níbi orin rẹ̀. Torí pé tí àwọn nǹkan wọ̀n yẹn tí ò bá ti lè sínbẹ̀, kí ló fẹ́ wà nínú orin? Kò ní ṣá'dùn kan kan bẹ̀. Àwọn nǹkan wọ̀nyẹn ló ń jẹ́ kí orin yẹn máa dùn. Wọ́n dẹ̀ tún jẹ́ kó yé máa ń gbé kíni òun. Orin ni, ó máa ń bí ìwà ìdọ̀tí, ó máa ń bí ìwà ìbàjẹ́, ó dẹ̀ máa ń bí ìwà eléyìí ti ó tọ̀ ní àwùjọ. Fún bí àpẹẹrẹ nísìnyí, tí èèyàn bá wo àwọn fídíò eléyìí tí àwọn olórin máa ń ṣe, níbi ìwọ̀kuwọ̀ eléyìí tí àwọn obìnrin máa ń wọ̀ àbí ìṣekúṣe eléyìí tí ó máa ń bá wọn ṣe, tí ó máa ń bá ara wọn ṣe níbi orin òṣì, eléyìí tí wọ́n kọ̀ yẹn o kọ́ wa, a á rí mọ̀ pé kíni òun kì í ṣe ẹ̀kọ́, kì í ṣe nǹkan tó da ni ó ń kọ́ àwa tí a jẹ́ ọ̀dọ́ báyìí. Nǹkan tí ò da, nǹkan tí ò ní ìtumọ̀, òun náà ni nǹkan tí ó ń jẹ́ fún wa. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń ṣe àkóbá gidigidi fún àwùjọ wa. Pàápàá jùlọ, àwọn ọ̀rọ̀ eléyìí tí àwọn olórin tí wọ́n ń kọ, tí wọ́n ń sọ lẹ́nu wọn, ó jẹ́ nǹkan tí ò ti ẹ̀, tí ò ti ẹ̀ bá làákàyè mu. Ó jẹ́ nǹkan tí ó já sí pé kíni òun. Ọ̀rọ̀ burúkú, ọ̀rọ̀ àlùfàǹsá, ọ̀rọ̀ eléti ó já sí pé kíni òun gbígbọ́ rẹ̀ yóò jẹ́ kí èèyàn máa ro nǹkan tí ò da. So òun náà ni àwọn nǹkan, àwọn ìdí pàtàkì eléyìí tí ó jẹ́ kí n kórìíra láti lè já sí pé kí n máa gbọ́ orin. Àmọ́ tó bá tẹ̀ jẹ́ pé orin yẹn kọ̀, kò bá ní bí ìlú nínú àbí àwọn nǹkan tó jẹ mọ́ bí ìlú nǹkan kan tí ò bá sínbẹ̀, tó dẹ̀ já sí pé ẹni tó ń kọ orin àbí ẹni tó ń sọ orin lẹ́nu kò máa sọ ọ̀rọ̀ àlùfàǹsá, àwọn ọ̀rọ̀ tó ní ọgbọ́n nínú, àwọn ọ̀rọ̀ tó ní ẹ̀kọ́ nínú, àwọn ọ̀rọ̀ tí ìmọ̀ wà níbẹ̀ àti òye tó bá wà níbẹ̀. Well, mo lè manage láti máa gbọ́ irú nǹkan báyìí. Àmọ́ fún ara mi ná, mi ò láyè láti máa gbọ́ orin gan gan. Bó ti ẹ já sí pé kíni òun kò bá ní àwọn nǹkan tí mo ti sọ irẹ́ náà nù, mi ò ṣe ǹkan tó ní àyè láti máa gbọ́ orin náà báyẹn. Kò jẹ́ bó ṣe jẹ́?

Tí wọ́n máa ń ṣiṣẹ́ láti ilé, elétà mọ̀ sí freelancing, elétà mọ̀ sí work at home. Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe dáadáa, maa n ṣe kódà mo fẹ́ nífẹ̀ẹ́ sí irù àwọn iṣẹ́ bẹ́ẹ̀ ju àwọn iṣẹ́ eleyi tí a máa ń lọ ṣe káàkiri, àwọn iṣẹ́ eleyié tó já sí pé kíni, à ní láti lọ sí ibi iṣẹ́, àwọn physical work yẹn. Mo fẹ́ nífẹ̀ẹ́ sí iṣẹ́ ilé yẹn, iṣẹ́ àti ilé yẹn, ìyẹn freelancing àbí work at home yẹn látara pé kíni o, ó jẹ́ nǹkan tí ó rọrùn, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ga ni lára, ó de tuú á jẹ́ sí pé ọ̀fẹ́ ni, ọ̀fẹ́ ló bá dé lópin ìgbà tí ènìyàn bá ti meet àwọn criterias, àwọn oríṣiríṣi, ẹ́, conditions elé ti, ẹ́, wọ́n bá gbé kalẹ̀ láti lè já sí pé kíni, ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ wọn yóò ní láti lè já sí pé kíni kó bá lè ní àǹfààní láti lè bá darapọ̀ mọ́. Tí ènìyàn bá ti meet up, tí ènìyàn bá ti pàdé oríṣiríṣi criteria elé tí wọ́n bá gbé kalẹ̀, à, èyàn, èyàn tí ń ṣiṣẹ́ náà nìyẹn kì í de ń se nǹkan tí ó, ó nira rárá láti ṣe, ó jẹ́ nǹkan tó já sí pé kíni kó dà, àláyé àti àwọn nǹkan elé tí èyàn máa nílò gbogbo rẹ̀ náà ni wọ́n ti, wọ́n ti ṣe kalẹ̀ níbi iṣẹ́ tí ènìyàn bá fẹ́ ṣe. Kì í de ṣe nǹkan tí ó máa ń bí wàhala n nú, bó tẹ̀ já sí pé red flag àbí nǹkan tó já sí pé ó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà náà ni pé kíni o, ẹ́, kì í ṣe gbogbo ìgbà náà ni iṣẹ́ máa ń wà nílẹ̀. Ìgbà mí le wà ọ̀ṣẹ̀ kan, ọ̀ṣẹ̀ méjì kò ní sí iṣẹ́ nílẹ̀ àbí kó ye bá yẹn. Ìgbà mí náà dẹ́wa tí iṣẹ́ bá wà nlẹ̀, iṣẹ́ tó máa wà nlẹ̀ kò ní tó nǹkan, kò ní tó nǹkan àbí kó ye bá yẹn. So lárá àwọn red flag elé tèmi rí pẹ̀lú iṣẹ́ àti ilé wá náà ni yen, àmọ́ tí a bá yo yen kúrò ó jẹ́ iṣẹ́ kan elé tí ó rọrùn láti ṣe dáadáa, ó dẹ̀ jẹ́ iṣẹ́ kan tí ó ga ni lára, ó tún wá já sí pé kíni o ọ̀fẹ́ òun náà ni ó bá dé. Gẹ́gẹ́ bí mo dẹ̀ ti ṣe sọ síwájú tẹ́lẹ̀ náà ni pé kíni o, mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ yẹn gan ju àwọn iṣẹ́ elé tí ó jẹ́ physical work lọ fún bí àpẹẹrẹ irú elé tí mò ń ṣe yìí, iṣẹ́ àti ilé náà ni náà kì í ṣe àṣẹ pé bí à kí mo nílò láti lọ sí ilé iṣẹ́ kan síwájú kí n tó lè ṣe lẹ́yìn pé kí n kan mú ẹ̀rọ àgbéká mi àbí kó ye bá yẹn àbí àwọn ẹ̀rọ tó jẹ́ bí ayára bí àṣà náà ni, kí n dẹ̀ tẹ́, kí n tẹ website ẹ, kí n tẹ soro ri e, kí n dẹ̀ máa ṣiṣẹ́ mi rọ̀, kì í ṣe nǹkan tí ó ti, ẹ́ẹ́, ó bí wàhala n nú. Lárà àwọn nǹkan tó tẹ̀ tún jẹ́ kí n tún wà nífẹ̀ẹ́ sí náà ni pé kíni o kì í ṣe owó ilẹ̀ tiwa òun ló fi ń sọ, ló fi ń sọ wọ́n fún wa. So ó níí ṣe pẹ̀lú owó òkè òkun yẹn, USDT elétà mọ̀ sí dollar. Gbogbo wá de la mọ̀ pé dollar sí owó ilẹ̀ tiwa ó jẹ́ nǹkan tí ó alàfo, ìyẹn gap tó wà bẹ́ẹ̀ ó jẹ́ nǹkan tí ó pò dáadáa, ó dẹ̀ jẹ́ nǹkan tó níyi dáadáa. Irú àpẹ́ẹ̀rẹ nìsìnyí, ta bá ní ten dollar, ìhun tí n bá ṣiṣẹ́ ten dollar nìsìnyí àti iṣẹ́ ten naira níbí báyìí, a ti, kò tí ì ṣe, kò ṣe é fi wé ra wọn rárá, ó jìnnà síra wọn. Ten naira owó tiwa níbí báyìí àti ten dollar owó ti òkè òkun bẹ́ẹ̀ yẹn kì í ṣe nǹkan tí a lè fi wé ra wọn rárá, ó jìnnà síra wọn. So láàárín àwọn ìdí pàtàkì tí mò ń fi nífẹ̀ẹ́ sí iṣẹ́ àti ilé wá ni ẹ, owó tí wọ́n san ó jẹ́ nǹkan tí ó, ó wú ni lórí, ó jẹ́ nǹkan tó wú ni lórí ju owó ilẹ̀ tiwa lọ níbí báyìí. So òun náà ni àwọn nǹkan tó fà á tí mò ń fi nífẹ̀ẹ́ sí pé kí máa ṣe iṣẹ́ láti ilé, kò jẹ́ bó ṣe jẹ́.

Ìkíra ẹni ní ọ̀dọ̀ tí wa n bí bà yìí, àbí kín ni ní àwùjọ tí wa n bí bà yìí, àbí kí ni agbègbè tí wa n bí bà yìí. So òun náà ni pé kí ni o. Ǹkan tí a bá sábà, ǹkan tí a mọ̀ náà ni pé kí ni o. Ọmọ kékeré, òun ló máa ń kọ́kọ́ kí àgbàlagbà. Àbí kó yé bá yẹn, ọmọdé òun ni ó ní ẹ̀tọ́. Àbí àgbàlagbà ó ní ẹ̀tọ́. Eléto pé àti eléto yẹn pé kí ọmọdé kí ó kọ́kọ́ kí. Bá yí láìfì tí àgbàlagbà náà bá kí ọmọdé, ó túmọ̀ sí pé kí ni o. Àjọṣepọ̀ eléto dánmọ́rán tó dánmọ́rán, tó ṣe pé kí ni o. Ó wà láàárin wọn níyẹn. Àmọ́ ǹkan tí a bá sábà, ǹkan tí a mọ̀ náà ni pé kí ni o. Ọmọ kékeré, ọmọ kékeré òun ló máa ń kọ́kọ́ kí àgbàlagbà. Báwo dè ni kí kí ní ọ̀dọ̀ tí wa n bí bà yìí, òun náà ni pé kí ni o. Tó bá jẹ́ pé ọkùnrin ni, tó bá jẹ́ pé ọkùnrin ni, òun náà ni pé kí ni o kó kúnlẹ̀. Ó ti ẹ̀ já sí pé kí ni o eléyìn ǹko o, kì í ṣe ǹkan tí mo faramọ́. Àbí kó yé bá yẹn. Tó bá de jà sí pé obìnrin, òun náà ni pé kí ni o kó ó. Ókay obìnrin ló máa ń kúnlẹ̀. Tó bá jepé ọkùnrin, ọkùnrin n ti ẹ̀ yóò dọ̀bálẹ̀, yóò sùn gbàlàjà. Bó ti ẹ̀ já sí pé méjèèjì ǹkan o, ó jẹ́ ǹkan tí mo kórìíra. Àmọ́ bí wọ́n tí ń ṣe ń ṣe ní ilẹ̀ tí ọ̀dọ̀ wa n bí bà yìí ni yen. So òun náà ni pé ọmọ kékeré òun ló ní bùkátà láti lè já sí pé tó bá rí àgbàlagbà kó kọ́kọ́ kí. Lára àwọn ìkí àwọn ènìyàn náà ni pé kí ni o. Ìgbà mí wà tó bá já sí pé ẹgbẹ́jọẹ̀gbẹ́, tó bá jẹ̀ n pé, ẹ́, ẹgbẹ́jọ ni àwọn tí wọ́n bá fẹ́ kí ara wọn. So wọ́n lè gba ọwọ́ àbí kó yé bá yẹn. Iyen ta mọ̀ sí handshake. Wọn lè gba ọ́wọ̀ kí wọ́n fi kí ara wọn. Ọkùnrin sọ́kùnrin àbí obìnrin sí obìnrin. Àmọ́ ọkùnrin sí obìnrin ó jẹ́ ǹkan tí, ẹ́, a kórìíra. Ẹ̀hẹn! Kí ọkùnrin kó máa bá obìnrin lọ́wọ́ àbí kí obìnrin kó máa bá ọkùnrin lọ́wọ́. Ó jẹ́ ǹkan tí a kórìíra. Òun náà ni pé kí ni o. Ọkùnrin sọ́kùnrin yóò, wọ́n lè bọ́ ara wọn lọ́wọ́ kí obìnrin àti obìnrin náà kí wọ́n bọ́ ara wọn lọ́wọ́. Lára àwọn ìkí ni òun náà ni pé kí ni o. Ẹ́, báwo ni wọ́n ti ṣe máa ń ṣe náà o? Bí ó yá bí i pé, ẹ̀hẹn, a lè kí ara wa náà gba orí àwọn, ẹ́, ẹ̀rọ ayélujára wọn. Ẹ̀hẹn! Tí a bá rí ara wa physically. Ẹ̀hẹn! Bí ó bá jẹ́ pé ẹni tí mo fẹ́ kí ó jẹ́ pé mo ti rí tipẹ́tipẹ́. So tí bá ti gbé ẹ̀rọ àgbéká, ìyẹn handphone tí bá ti gbé lọ́wọ́, tí bá ti pe ónítọ̀ un. So a lè gba, a lè gba irú ọ̀nà bẹ́ẹ̀ kí a fi kí ara wa. Ó dà jẹ́ ǹkan tí ó rọrùn dáadáa. Ó jẹ́ ǹkan tí ó rọrùn dáadáa. Iyẹn ni online greeting àbí, ẹ̀hẹn, online greeting niyẹn. Àmọ́ tí a bá pàdé ara wa, iyẹn physical greeting. Òun náà ni àwọn ọ̀nà eléyii tí mo ti ṣàlàyé síwájú tí a máa ń gbà kí ara wa ní ilẹ̀ ń bí bà yìí. Àmọ́ kí n tiẹ̀ to sáré fẹ́ lójú. Tí a bá dé àwọn ilẹ̀ mi, bóyá bí i ilẹ̀ Lárúbáwá nìì sì báwo la wọ́n ṣe máa ń kí ara wọn? So àwọn ní ọ gbólóhùn nọ̀ máa ń sọ. Kì í ṣe pé a ń pe wọ́n máa ń kúnlẹ̀ àbí wọ́n máa ń dọ̀bálẹ̀ fún ara wọn nkankan bá yẹn. So gbólóhùn na máa ń sọ. Tí wọ́n bá ti sọ gbólóhùn yẹn, so ẹni tí ó bá sọ yóò dúró fún ẹni tí ó sọ fún pé kí ni o kó dá lóhùn. So lẹ́yìn ìgbà náà nkọ́ wọn á dẹ̀ bọ́ ara wọn lọ́wọ́. Wọn á bọ́ ara wọn lọ́wọ́. Níbẹ̀ naa dẹ̀ ní àwọn ọmọdé náà ni ó máa ń kọ́kọ́ kí àgbàlagbà. Bó tiẹ̀ já sí pé kí ni o kò sí láìfì nípa pé kí àgbàlagbà náà kó kọ́kọ́ kí ọmọdé. Àmọ́ ǹkan tí a mọ̀ nínú àṣà oun náà ni pé kí ni o kí ọmọ kékeré, ẹ̀hẹn, kó kọ́kọ́ kí àgbàlagbà gẹ́gẹ́ bí mo ti ṣe sọ sí iwájú. Nínú àwọn ẹ̀kọ́ tó wà níbi kí kí náà ni pé kí ni o. Ẹni tí ó bá ń kọjá lọ òun ni kó kọ́kọ́ kí àwọn èèyàn tí ó bá wà nílẹ̀. Àbí kó yé bá yẹn? So àwọn èèyàn níìsín, bóyá wọ́n ń péjọ, ẹ̀hẹn, bóyá bí wọ́n ń ṣe meeting. So ìwọ tó ń kọjá lọ, ìwọ lo lẹ́tọ̀ọ́. Ìwọ ni bùkátà wà lórí ẹ pé ko kí àwọn ẹni tí wọ́n ń jókòó àbí kó yé bá yẹn. So bí oríṣiríṣi ìlànà eléyìì tí wọ́n ń là kalẹ̀ nípa kí kí bó ṣe jẹ́ náa ni. Àtàwọn mi náà, àwọn mi náà wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí mi ò rántí. Àmọ́ eléyìì tí mo rántí náà ni mo ti ṣàlàyé yẹn. Mo dẹ̀ léèro npé àlàyé mi yóò jẹ́ ǹkan tí yóò ṣe àǹfààní fún ẹ. Kò jẹ́ bó ṣe jẹ́.

Ṣé mo máa ń rorun nígbà tí mo bá sùn? Rárá Ọlọ́run o jẹ́. Ọlọ́run fún mi ní ànfàní, Ọlọ́run fún mi ní ààyè láti já sí pé kí n máa rọrùn. Kódà kó já sí pé kí òórùn yẹn gan kó wọra, ẹhẹ̀n mi kì í máa ń rọrùn rárá. Bó tí ẹ já sí pé kí ni oríṣiríṣi nǹkan náà ló lè fà nípa pé kí eyàn máa rọrùn nígbà tí eyán bá sùn. So gẹ́gẹ́ bí mo ti ṣe gbọ́, òun náà ni pé bóyá bí iṣẹ́, bóyá bí i pé tí eyán ń ṣiṣẹ́ ní ìsìn yi kó wá ti wá rẹ onítọ̀hún látara stress yẹn, eléyi ti ó ṣe, ẹhẹ̀n nígbà tí ó ṣiṣẹ́ so ó lè fà kí eyán máa rọrùn gidi-gidi ni. Ẹ̀lo mi dẹ̀ ní tó bá sùn wọra bá yẹn so yóò máa rọrùn ni, yóò máa rọrùn ni. Ẹ̀lo mi dẹ̀ ní wọ́n bímọ ni látara pé bóyá àwọn òbí rẹ̀, bóyá wọ́n máa ń rọrùn so òun náà ni automatically òun náà yóò máa rọrùn. Kódà kó òórùn yẹn kó má jẹ́ ǹkan tí ó, ó wọ rárá, ẹhẹ̀n kó kọ jẹ́ pé òórùn pé ó kọ́. Ẹ̀lo mi gan òun tó gbé báyìí yóò máa rọrùn ni. So kì í ṣe pé boya ń pè wọ́n mọ̀ọ́ mọ̀ọ́ bó bóyá a ń pè torí pé kí ni o. Wọ́n bímọ irú èèyàn bẹ́ẹ̀ náà ló fà tó fi já sí pé kí ni o, yóò wá a máa wá rọrùn. Àmo ẹ́ẹ̀mi fún ara mi ńkọ́ èmi gan-gan gẹ́gẹ́ bí èèyàn kan mi kì í máa ń rọrùn. Wọn ò bímọ mi so Alhamdulillah. Wọn ò kí í ṣe bóyá ń pè, ẹhẹ̀n tí n bá sùn wọra màá máa rọrùn Alhamdulillah. Kì í de n sẹ́ pé bóyá ń pè kí ni o. Ehẹ̀n pé kí ni ǹkan mi tó ti ẹ̀ tùn máa fà á ná. Mo ti gbàgbé. Àmọ́ àwọn ìdí tí mo, tí mo ti sọ síwájú yẹn, eléyi kò sí ǹkan kan tó lè fà tí màá máa fi wá rọrùn. So mó dẹ̀ ẹ́ jẹ́ ǹkan tí ó kórìíra, ẹhẹ̀n ìrọrùn yẹn látara pé ariwo tó máa ń bí ó jẹ́ ǹkan tó máa ń ṣe àkóbá fún mi. Kò ní jẹ́ kí èyán, kí eyán lè rọrùn sùn. Tí èyán pá pá julo, tí èyán bá pàdé àwọn èyí tó já sí pé kí ni o. Tí wọ́n bá máa ń rọrùn báyìí yóò máa dà bí i pé wọ́n ń lùlù lórí èèyàn ni. Bíi kí ni yẹn bó ṣe ma á ṣe gbì gbì gbì gbì gbì gbì gbì. Ẹhẹ̀n, ẹhẹ̀n, ẹhẹ̀n àbí kó ṣe báyen. So yóò jẹ́, kò ní lè jẹ́ kí èyán gan sùn wọra. Kò ní jẹ́ kí ìyán sùn wọra. So ó jẹ́ àìsàn kan. Mi ò lè pè é láìsàn náà àmọ́ ó jẹ́ bí i abuku, ẹhẹ̀n eléèti ó wà ní ara àwọn ẹni tí wọ́n máa ń rọrùn. So kì í ṣe ǹkan tí ó dá lọ títí-títí. Bọ̀ mó tí ẹ́, mó gbọ́ nígbà kan pé èyán lè control rẹ̀. Hmm èyán lè control ẹni tó bá máa ń rọrùn. So wọ́n ní àwọn oríṣiríṣi ọ̀nà wà eléèti wọ́n lè gbà láti lè já sí pé kí ni o. Kí wọ́n fi control, ẹhẹ̀n ríran oorun, ẹhẹ̀n rí, ríran oorun nígbà tí wọ́n bá sùn. Wọ́n ní oríṣiríṣi ọ̀nà ló wà tí wọ́n lè gbà láti lè fi pé kí wọ́n control rẹ̀. Bó tí ẹ já sí pé kí ni o kì í ṣe ǹkan tí wọ́n lè mú kúrò títí pé kí wọ́n mú lọ kó kúrò bẹ́ẹ̀ yán yán. Kì í ṣe ǹkan tí wọ́n lè mú kúrò báyen àmọ́ wọ́n lè ṣe àdíkùú rẹ̀, wọ́n lè manage rẹ̀, wọ́n lè control rẹ̀. So ó dàbí ìròyìn kan tí mo gbọ́ nígbà kan ni pé arábìnrin kan látara pé ó máa ń rọrùn so bóyá àwọn èèyàn máa máa fi ń ṣe yẹ̀yẹ àbí kó yẹ báyìí. Àbi ohuń fún ara rẹ̀ náà ni kò, kò rí sí ǹkan tó dáṣá àbí kó yẹ báyìí. So lọ́ bá ní pé ló bá lọ sí hospital láti lè já sí pé kí ni o kó ṣe surgery pé kí wọ́n bá òun mú ǹkan tó ń fà á, tó ń máa fi rọrùn pé kí wọ́n bá mú kúrò. Nígbà tí wọ́n máa ń ṣe surgery dè é, hùn kò, kò yé o. Ó bá bẹ́ẹ̀ lọ ni o. Ẹhẹ̀n ó bá bẹ́ẹ̀ lọ ni. So òun náà ni pé kí ni o kí elèyi máa jẹ́ kọ́. So òun náà ni pé kí ni o tí èyán bá nírú ǹkan báyìí lára. So kì í ṣe òpin ìrìnàjò fún ìyán. Ìyán lè manage rẹ̀, ìyán lè control rẹ̀. So èyán dẹ̀ máa live very fine, èyán máa live very fine. Àmo ẹ́ẹ̀mi fún ara mi gẹ́gẹ́ bí èèyàn kan so mi kì í ṣe èèyàn tó máa ń rọrùn nígbà tí mo bá ń sùn. Mo sùn ní, mo sùn ní mi kì í máa ń rọrùn rárá. Kò jẹ́ bó ṣe jẹ́.